Oṣù wo ni a bí o? Oṣù tí a bí mi ni oṣù February, òní oṣù kejì ọdún. Ó jẹ́ oṣù kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí oṣù tí a dé wà nínú e yìí. Oṣù February jẹ́ oṣù kan tó jẹ́ ìbẹ̀rẹ̀ ọdún fún mi, tí ó jẹ́ ìbẹ̀rẹ̀ àlàáfíà, ìrònú jile láti ṣe àwọn nǹkan kan àti ìlọsíwájú nínú ayé mi náà.

Ìgbà mélòó ni o máa ń fọ ẹnu lojoju mọ́? Rárá, nígbà tí mo máa fọ ẹnu ojú mọ́, ó jẹ́ ìgbà mí, ìgbà méjì. Rárá, ìyẹn ni. Áàrọ̀ kí tó jáde lọ sí ibì kankan, mo máa fọ ẹyin, àti to bá dẹ̀ dí, àlè náà tí bá fẹ́ lọ sùn, mo máa fọ ẹyin náà. Eléyi jẹ nnkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn, mo de máa ṣe eleyìí lóre kọ́rè.

Ṣé o máa kọlẹ́ta fún àwọn ènìyàn? Kí kọlẹ́ta fún àwọn ènìyàn jẹ́ nǹkan tí mo fẹ́ràn. Mo dè máa ṣe eléyìí l’óòrèkóòrè nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára àti àwọn nǹkan tí ó jẹ́ wípé inú máa ń dùn sí láti ṣe. Mo dè máa ń ṣe, màá kọlẹ́ta fún àwọn ènìyàn nígbà tí mo bá fẹ́ sọ ìró ókan mi fún wọn náà.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí ọ̀ṣẹ̀? Àṣìkò ìparí iṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa kojú rẹ̀ ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Mo mari dájú pé mo ṣe léyì, à láti dájú pé mo parí gbogbo àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe nígbà yẹn. Kíló mo lè ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí óò ṣi yẹ̀ náà.

Akoko mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Oúnjẹ alẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi, mo dẹ máa ń ri dáju wipé mo jẹ ní ìgbà. Àkókò yẹn ní, a dedé, ago mesan mẹ́ẹ̀je alẹ́ ni mo n máa ń jẹ oúnjẹ alẹ́. O de je pé nǹkan tí ó dáa lọpọlọpọ ni láti ri daju pé mo ṣe nǹkan tí mo ní ṣe.

Wákàtí mélòó ni o máa ṣiṣẹ́ lójo júmọ́? Mo má n ṣiṣẹ́ fún wákàtí mẹ́wà lójo júmọ́, bóyá ìjẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn nítorí pé eléyi ni mo máa ń ṣe láti rí i dájú wípé à, mo ní owó ṣọwọ́. Mo de màá n ṣiṣẹ́ láti aago mẹ́sàn án lọ sí aago márùn-ún irole.

Ṣé mo bí a ti ń tún àwọn nǹkan ṣe? Tí tún àwọn nǹkan ṣe jẹ́ nǹkan tí ó ṣe pàtàki ki eyan moì. Mọ̀lẹ̀ mọ elé yìí dáradára. Nígbà tí àwọn ọmọ bá wà nínú ilé, tí àwọn nkankan bá bàjẹ́, ìgbà yìí ni mo máa ń tún wọn ṣe. Ó dejẹ́ nǹkan tí ó ti dára náà láti máa ṣe bẹ́ẹ̀

Akoko mélòó ni o máa ń lọ sùn? Mo máa ń lọ sùn ní dédé agogo, ah, ah, mẹ́sàn-án ìrọ̀lẹ́. Ah, agogo mẹ́sàn-án ìrọ̀lẹ́ jẹ́ ìgbà tí mo máa ń lọ sùn nítorí pé nígbà yẹn ni mo ti máa parí àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe. Ah, eleyi dẹ́ jẹ́ nǹkan tí wọ́n máa ń inu mi dun tí ó de tun dá lọ́pọ̀lọpọ̀ náà.

Irú aṣọ wo ni o fẹ́ rán wọ̀? Aṣọ tí mo fẹ́ rán pọ̀ ni awọ aṣọ tí o bá fẹlẹ́ àti ó lè dé ilẹ̀ dáradára. Mi ò fẹ́ rán aṣọ tí ó máa ń gbé ara ènìyàn síta àbí tí ó máa ń gbé ara ènìyàn jáde. Náà ni aṣọ yìí jẹ́ aṣọ tí mo fẹ́ rán láti máa wọ̀ nítorí pé àwọn jẹ́ aṣọ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Nígbà tí mo bá fẹ́ bá àwọn oníbàárà sọ̀rọ̀, mo máa ń ṣe eléyìí ní òrékòórè bóyá a, lórí ẹ̀rọ ayárabiàṣá a tàbí lórí ímelì. Bí bá yi, mo ti máa bá wọn sọ̀rọ̀ ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ náà gidigidi.

Sé o máa ń lo owó ọ̀tún tàbí òṣi? Owó ọ̀tún jẹ́ owó kan tí mo máa ń lò lórí kọ̀rẹ̀. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó máa ń fi inu mi dun náà, nítorí pé léyìí jẹ́ owó kan tí ó ní agbára tí inu mi dẹ̀ máa ń dùn sí. À, lo gan, òun ni mo máa ń lò láti ṣe àwọn iṣẹ̀ tí a máa ń ṣe lójoojúmọ́

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Àmì ìràwọ̀ mi jẹ́ àmì kan tí ó ṣe pàtàkì fún mi. Mo dẹ̀ mọ̀ ọ́n dáradára nítorí pé àmì ìràwọ̀ jẹ́ nǹkan tí mo máa ń lò láti ó jẹ àmì omi, àpéròsì tọ́dẹ̀ jẹ́ àmì kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, èmi naa mo máa ń lò lóòrèkóòrè nígbà tí mo bá wà ní ọ̀nà.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Sí sùn ní ọ̀sán, ó dá dúró lórí, ah, bí iṣẹ́ bá ti pọ̀ tó tàbí nígbà tí mo bá wà nínú ilé ní ọ̀sán, ah, tí mo bá wà nínú ilé, ah, ìgbà yìí ni, ah, mo máa rí i dájú pé mo sùn. Amó, nígbà tí mo bá wà ní ibiṣẹ́, ah, mi ò kí ń sùn ní ọ̀sán tẹ́lẹ̀ jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀.

Ba wo ni o ṣe máa rí i dájú pé ọjà rẹ dára? Mo máa ń rí i dájú pé ọjà mi dára ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ náà nítorí pé mo máa ń rí i dájú pé mo gbé ọjà tí ó dára wá. Mo dẹ̀ máa ń ṣe ìpolówó ọjà gidigidi láti rí i dájú pé àwọn nǹkan tí mo ṣe jẹ́ nǹkan tí à ó mú ìlọsíwájú wa.

Kí nígbà wò ní o kẹ́yìn lọ sí ibi orin? Ibi orin jẹ́ ibi kan tí inú ẹ máa ń dùn sí láti máa lọ lòòrèkórè mọ́. Ìgbà kẹ́yìn tí mo lè lọ sí ibi orin ni ọ̀sẹ̀ tí ó kọjá, iyẹn ni ìgbà tí mo fẹ́ lọ sí òde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Elé jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ́tù mú inú mi dùn náà.

Ṣé o máa ń gbé àpò ẹyin? Àpò ẹyin jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi. Mo dè máa ń gbé àpò ẹyin, nígbà mìí tí ayọ̀ rẹ̀ bá ṣi sílẹ̀ fún mi láti ṣe àwọn eléyi Nítorí pé gbígbẹ àpò ẹyin, ẹyin jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ń jẹ lóòrèkóòrè. Ìdí nìyí tí mo fi máa ń gbé àpò ẹyin gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣe o fẹ́ràn coffee tàbí tea? Nnkan tí mo fẹ́ràn ni tea, tea jẹ́ nǹkan tí mo fẹ́ràn gidigidi tí inú mi de máa ń dùn sí lóre kórè nígbà tí mo bá mu, nítorí pé ó máa ń fún mi ní okun àti agbára láti ṣe iṣẹ́ àti láti ní, à, à, agbára àti títí di ìgbà ọ̀sán.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ ni ọjọ́ ìsinmi, ìyẹn ọjọ́ Sunday tó de jẹ́ ọjọ́ tó jẹ́ wípé mo máa ráyè láti lo àkókò pẹ̀lú àwọn òbí mi láti wà nínú ilé láti fi òróró àti láti lọ sí òde tán àti láti lọ sí ilé ìjọsìn.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Ẹ̀rọ ìrànwọ́ ohùn jẹ́ nǹkan tí yóò ṣe pàtàkì. Mo de máa ń lo eleyìí lóore kóre náà nígbà tí mo bá fẹ́ bá àwọn ènìyàn sọ̀rọ̀ bóyá à nígbà tí àwọn ènìyàn bá pọ̀ sí ibi kan. Mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn láti ri daju pé wọ́n gbọ́ àwọn nǹkan tí mò ń sọ gere ge.

Ṣé o ní ọkọ̀? Bí ènìyàn mọ ní ọkọ̀ bí mo ṣe wá yí. Ọkọ̀ jẹ́ nǹkan tí o ṣe pàtàkì fún mi lórekorè nígbà tí mo bá ní àwọn nǹkan kan tí mo nílò láti ṣe. Ìgbà yìí ni mo máa ń lo ọkọ̀ mi. Ibi tí mo de ti ń ṣiṣẹ́, wọ́n gbé ọkọ̀ bọ̀gìnì fún mi náà láti rí dájú pé mo rì nǹkan tí mo máa fi rìn.

Báwo ni o ṣe máa ń ṣètò owó iṣẹ́? Owó iṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gidigidi. Mo lè máa ń ṣètò àwọn eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Nígbà tí mo bá nílò láti sanwó fún àwọn ènìyàn, mo máa rí i dájú pé mo ṣètò eleyi si lẹ̀, à, láti sanwó fún àwọn ènìyàn tí mo bá bá jẹ owó.

Báwo ni ẹ̀ ṣee máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣínà rẹ? Àwọn ọ̀rọ̀ àṣínà mi jẹ́ nǹkan tí, ọ̀, ó ṣe pàtàkì sí mi. Mo dẹ̀ máa ń rí i dájú pé mo kọ́ wọn sílẹ̀. Kíkọ́ àwọn ọ̀rọ̀ àṣínà mi sílẹ̀ jẹ́ ọ̀nà kan tí mo máa ń lò láti rí i dájú pé mo rántí wọn ní àkókò tí ó tọ́ àti àkókò tí ó ṣi yè náà.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Àdéhùn jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Lọ́pọ̀lọpọ̀ mọ dẹ̀ máa ń rántí àwọn èléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí kò ṣe yẹ náà. Àdéhùn jẹ́ ǹkan tí mo máa ń kọ sílẹ̀. Nígbà tí mo bá ṣe àdéhùn fún àwọn ènìyàn, mo máa rí i dájú pé mo kó àwọn àdéhùn yìí sílẹ̀ láti rí i dájú wípé mi ò gbàgbé wọn.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Ríran àwọn ènìyàn lọ́wọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì láti ṣe gẹ́gẹ́ bí èèyàn nígbà tí àwọn ènìyàn bá wà tí wọ́n bá ní di ìrànwọ́ ní ọ̀ọ́ mi báyìí láti fún wọn ní owó àti láti fún wọn ní ìrànlọ́wọ́ tàbí ìmọ̀ràn. Ele ni mo máa ń ṣe lọ́nà kọ́na láti rí dájú pé wọn ran wọ́n lọ́wọ́.

Nígbà wo ni o kẹ́yìn ń lọ wo ẹyin? Àwíwo eyín jẹ́ nǹkan tí mo máa ń ṣe, nígbà míì. Ìgbà kẹ́yìn tó mo dẹ̀ lọ wo eyín ni oṣù tí ó kọjá. Àmọ́ kí n ṣe bóyá mo ní ìṣòro tàbí ìnira kan lórí eyín. Àmọ́ ọ̀kan wùn mí kí ǹ kan lọ wo ni. Ó dẹ̀ jẹ́ nǹkan tí, ó dára láti máa ṣe náà.

Ibo ni o fẹ lọ sí ìsinmi? Ibi tí mo ti fẹ lọ sí ìsinmi ni ìlú Canada. Ìlú Canada jẹ́ ibìkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀, ó dè jẹ́ ibìkan tí inú mi má ń dùn sí láti rí pé mò ń lọ nítorí pé nígbà tí mo bá lọ sí ibíbà yìí, ma màá rí àwọn ènìyàn bá pàdé, ma máa ń sinmi dáradára, ma dè máa ṣe àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe náà.

Agogo mélòó ni o ṣètò agogo ìjì rẹ? Agogo ìjì mi ni mo ṣètò sí dẹ́dẹ́ aago márùn-ún ní àárọ̀ kùtùkùtù. Eléyìí dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi ti inú mi dẹ̀ ń dùn sí nígbà tí mo bá jí nígbà yí ni mo máa rí i dájú pé, mo ṣe àwọn nǹkan tí mo ní ṣe kí n tó lọ sí, ibi iṣẹ́ mi.

Èso wo ni o fẹ́ràn jù? Èso tí mo fẹ́ràn jù ni, ah, ọ̀pẹ̀yìnbo tí àwọn olóyìnbo mọ̀ sí pineapple. A lè jẹ́, ah, ǹkan tí mo fẹ́ràn, ah, gidigidi tí ó dẹ̀ máa mú mí dùn nígbà tí mo bá jẹ́ ẹ, ó dùn, ó dẹ̀ tún jẹ́ ǹkan tí ó máa ń fúnni hàn ní, ah, vitamin.

Ìgbónájẹ́jẹ́ irúwo ní ọ̀fẹ́ràn nínu yàrá rẹ̀, igbona ti. Ìgbónájẹ́jẹ́ tí mo fẹ́ràn ni, ẹ̀rọ amúlé tutù. Ẹ̀rọ amúlé tutù yìí jẹ́ nǹkan tí òṣe pàtàkì tí inu mí de máa ń dún sí lórekóre nitorí wipé nígbà tí, à, mo bá lò ó, ó máa jẹ́ kí ilé tutù janjan, ó dè máa jẹ́ kí yàrá náà tutù.

Ṣé o máa ń di ọjà ààbò nígbà tí o bá wà nínú ọkọ̀? Mo máa ń ṣe eléyìí loorekoore nígbà tí mo bá wà nínú ọkọ̀. Àwọn máa ń rí i dájú wipé wọ́n ṣe àwọn nǹkan kan tí àwọn tó ṣe pataki sí mi gẹ́gẹ́ bí ènìyàn ti won dẹ̀ máa ń fi inú mi dùn, láti rí i pé mo ṣé wọ́n ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ.

Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Yàrá tí mo fẹ́ràn jù ní inú ilé mi ni yàrá ibùsùn mi, ìyẹn yàrá ibi tí mo máa ń sùn sí. Yàrá yìí dá lọ́pọ̀lọpọ̀, ó tutù, ó jẹ́ ibìkan tí ó lẹ́wà, ó dẹ̀ jẹ́ ibìkan tí mo ti ní ìfọ̀kànbalẹ̀ nígbà tí mo bá fẹ́ ronú tàbí tí mo bá fẹ́ pinnu lórí àwọn nǹkan kan tí wọ́n ṣe pàtàkì sí mi.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rà nígbà tí mo bá wà ní ibi iṣẹ́ rẹ tí mo bá dáwọ́ iṣẹ́ duro ni dédé aago méjìlá. Àwọn ọmọ ìlú ń ṣeun fún wákàtí kan. Àbọ̀ ìbàrí ni mo máa ń ṣe àwọn gbọ̀ngàn tí mo ní ṣe kí n tó padà sí ẹnu iṣẹ́.

Ṣé o ti fún un ní ẹ̀jẹ̀ rí? Mo ti fún un ní ẹ̀jẹ̀ rí nígbà tí mo wà ní ilé ìwé ẹ̀kọ́ gíga. Òní àbúrò mi tó jẹ́ wípé ara rẹ̀ ò dá, nígbà náà ni wón wá pè mí pé kí n wá. Nígbà tí mo dé bẹ̀ à, wón wá sọ wípé kí n fún un ní ẹ̀jẹ̀. Ìgbà yìí ni ìgbà àkọ́kọ́ tí mo fún èèyàn ní ẹ̀jẹ̀ ní ayé mi.

Ṣé o fẹ́ràn kíkọrin? Kíkọrin jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo jẹ̀ fẹ́ràn láti máa ṣe. Nitori pé inú mi dùn sí, à, láti máa ṣe àwọn eléyìí. Nígbà tí mo wà ní kékeré, mo darapọ̀ pẹ̀lú ẹgbe akọrin ní ilé ìjọsìn wa lọ́hùn, tí mo dẹ̀ mọ bí wọ́n ṣe ń kọrin dáradára. Orin, ó jẹ́ ǹkan tí ó máa ń fi inú mi dùn.

Ṣé o máa ń rántí àlá rẹ? Àlá jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ má ń rántí àlá mi dáradára ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó si yẹn náà. Nígbà tí a bá lá àlá tí ń bá jí, mo máa ń rántí wọn, ìgbà mìí mo máa ń kọ̀ wọ́n sílẹ̀. Eléyii de jẹ́ nǹkan tí yóò ṣi dára láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn.

Àwọn ojú òpó ayélujára wo ni o wà? Ojú òpó ayélujára tí mo wà jẹ́ nǹkan tí ó pọ̀ die. Láàkọ́kọ́, WhatsApp àti Facebook jẹ́ ibìkan tí mo máa ń lò dáradára láti ríi dájú pé mo bá àwọn ènìyàn sọ̀rọ̀. Mo de dárapọ̀ mọ́ àwọn ènìyàn. Mo máa ń lo Instagram, Twitter àti WhatsApp náà tí ó jẹ́ ǹkan tí ó tún dára.

Kí ni ó máa ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Nígbà tí mo bá bá àwọn ènìyàn ṣiṣẹ́, mo má rí dájú pé mo ṣe nǹkan tí ó tọ́, mo lè ṣe nǹkan tí ó yẹ, mú èrò tuntun wá, rí dájú pé mo yanjú àwọn ìṣòro tàbí ní kòdoro àwọn nǹkan kan nípa ìbáṣepọ̀ wa.

Nígbà wo ni o máa ń fọṣọ? Àí, ìgbà tí mo máa ń fọṣọ ni ọjọ́ Saturday nítorí pé ìgbà yí ni mo ráyè láti ṣe irú àwọn iṣẹ́ yìí. Àí, ó jẹ́ ọjọ́ kan tí mi ò kín lọ sí ibiṣẹ́, ó dẹ̀ jẹ ìgbà kan tí mo máa ń ráyè láti rí dájú pé mo fọ àwọn aṣọ mi àti ṣe àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe ní ilé ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà.

Ṣé etí rẹ dára? Etí mi dára gidigidi. Eléyii dè jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. À, inú mi máa ń dùn sí eléyè ni, ó dè jẹ́ ǹkan tí ó tun dára. Etí mi dára lọ́pọ̀lọpọ̀, ó dè jẹ́ ǹkan tí, à nítorí pé nígbà tí àwọn ènìyàn, bàbá mi ń sọ̀rọ̀, mo máa ń gbọ́ gbogbo àwọn tí wọ́n ń sọ gere ge.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifíṣàn? Àwọn ètò tẹlifíṣàn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mọ̀ dẹ̀ máa ń wo àwọn eléyìí lórẹkọrẹ torí pé ó jẹ́ nǹkan tí ó dára tọ dẹ̀ yẹ kí ọmọ àlùwàbí máa lo àgàgà àwọn ètò tí wọ́n á mú ọgbọ́n àti ìmọ̀ wá tí ó dẹ̀ jẹ́ nǹkan tí a ó dá lọ́pọ̀lọpọ̀ náà.

Báwo ni o ṣe máa ń mú èrò tuntun wá? Mímú àwọn èrò tuntun wá jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo jẹ́ ẹnìkan tí ó máa ń ní èrò ọ̀tún nígbà gbogbo. Láàkọ́kọ́, mo fẹ́ràn láti rí dájú wípé mo, mo máa ń ka ìwé, mo máa ń wo àwọn ètò ní orí tẹlifíṣàn àti ka àwọn èro ọlọ́gbọ́n náà.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ alágbègbẹ́ ìgbésókè? Àwọn ẹ̀rọ ìgbésókè jẹ́ ẹ̀rọ tí ó ṣe pàtàkì, mo lè máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú rẹ̀ dáradára nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára, ó lè tún jẹ́ nǹkan tí a máa fi inú mi dùn náà nígbà tí mo bá nílò láti bá àwọn ènìyàn tí ó wà ní àyíká mi sọ̀rọ̀. Ìgbà yìí ni mò ń lo àwọn ẹ̀rọ yìí láti rí dájú pé mo bá wọn sọ̀rọ̀.

Ṣé o máa ń mu coffee ní ibiṣẹ́? Coffee ní ibiṣẹ́ jẹ́ nǹkan tí mi ò kí ń mu nítorí pé coffee jẹ́ nǹkan tí ó máa ń mú mi sùn nígbà ìdíje rí. Mo máa rí i dájú wípé mi ò kí ń mu coffee ní ibiṣẹ́ nítorí pé kí ń ṣe nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe, ní ìlọ́gogọ́ náà nítorí pé kò dára.

Ṣé o máa ń ṣèwádìí àwọn alábáṣiṣẹ́ pọ̀? Àwọn alábáṣiṣẹ́ pọ̀ jẹ́ àwọn ènìyàn tó jẹ́ wi pé mo máa ń ṣèwádìí wọn ní ìgbà tí òye kì ń ṣe, nítorí pé nígbà tí mo bá bá wọn ṣiṣẹ́, mo nílò láti mọ irú èèyàn tí wọ́n jẹ́, láti mọ ìmọ̀ ẹ̀mí ìṣọ̀kan pẹ̀lú àwọn ènìyàn nípa iṣẹ́ àtàbí àh, òmíràn náà.

Ṣé o ti lu etí rí? Gẹ́gẹ́ bí ènìyàn, mi ò tíì lu etí rí torí pé léyìí jẹ́ nǹkan tí ó lòdì sí òfin àwọn ọmọ Yorùbá rere. Gẹ́gẹ́ bí ọ̀dọ́mọdé ọkùnrin ní ilẹ̀ Yorùbá, lílu etí jẹ́ nǹkan tí a ó lòdì sí ìlànà àti ìṣe nílẹ̀ Yorùbá. Í ìdí nìyí, to jẹ́ wípé mi ò tíì lu etí rí gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o ní ìwà tó dáa nígbà tí o bá ń jẹun? Nígbà tí mo bá ń jẹun, mo ní ìwà tí ó dára nítorí wípé eleyii jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn, mo dè máa ń ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí, à, ó ṣe yẹ náà. Nípa ìdí èyí, nígbà tí mo bá jẹun, máa rí pé mi ò kíń sọ̀rọ̀, mi ò lè kíń pariwo.

Ṣé o mọ ǹkan kan lórí Íńtánẹ́ẹ̀tì? Íńtánẹ́ẹ̀tì jẹ́ ibi kan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Wọ́n dẹ̀ máa ń kọ́ àwọn ǹkan lórí rẹ̀ gidigidi. Nípa idi eyìí, àwọn ìdájọ́ kómọ ṣe léyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ náà. Mo máa ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì láti ri dájú pé ọjà mi àti isẹ́ mi gbòrò si.

Ṣé o fẹ́ràn jíjó? Jíjó jẹ́ nǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ láti máa ṣe nítorí pé ó jẹ́, ó dàbí eré ìdárayá fún mi ni. Gẹ́gẹ́ bí ènìyàn nígbà tí inú mo bá rdẹ̀ ní ààyè láti ṣe eléyìí, mo máa ń jó gidigidi gan ni. Tó dé máa ń finú mi dùn, tó dé máa ń jẹ́ kí n ṣe bí eré ìdárayá nígbà gbogbo náà.

Wákàtí mélòó ni mọ wọ ojú ìbòjú lójoojúmọ́? Mọ máa wọ ojú ìbòjú, lóòrèkóòrè. Àmọ́ kì í ṣe wípé kín jókó di nítorí pé mo ní, ojú ìbòjú sí, inú yàrá mi. Nípa ìdí ẹ̀yìí nígbà tí mo bá wọlé, mo máa rí i dáradára.

Ṣé o ti gun alùpùpù rí? Mo ti gun alùpùpù rí, àgágá bí ènìyàn. Mo dé gùn éléyì. Ní ìgbà tí mo wà ní kékeré, bí m bá tí fẹ́ lọ sí, ilé ìwé tàbí lọ sí ókò, ìgbà yí ni a máa gùn alùpùpù èmi àti ẹ̀gbọ́n mi, láti lọ sí ókò tàbí ọjà náà.

Ki ni òun mímú ti o fẹ́ràn jù? Àwọn ohun mímu tí mo fẹ́ràn jù ni omi. Omi jẹ́ nǹkan mímu tí jẹ́ wípé ó ṣe pàtàkì sí mi nígbà gbogbo. Àà, dókítà tẹ́lẹ̀ ti sọ fún mi wípé kí n máa mu omi gidigidi. Nípa ìdí èyí, omi jẹ́ ǹkan tí mo máa ń mu, à, dáradára nígbà gbogbo. Ìgbà tí n bá jí láàárọ̀ àti ní ọ̀sán àti ní alẹ́, omi jẹ́ nǹkan tí mo máa ń mú jù.

Ṣé o fẹ́ràn rìn òkè? Rínrìn òkè jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn láti máa ṣe nítorí pé ó jẹ́ nǹkan tí a kò fi bẹ́ẹ̀ dára náà. Mi ò fẹ́ràn láti máa rìn òkè nítorí pé ah ó máa ń jẹ́ kí ẹrù ń bà mí. Nígbà tí mo wà ní kékeré, ó ní ọ̀rẹ́ mi kan tó jábọ́ láti orí igi, láti ìgbà yen mo ti ń bẹ̀rù láti máa rìn ni oke nígbà gbogbo náà.

Ṣé o máa ń wo ago ọwọ́? Ago ọwọ́ jẹ́ ǹkan tí ó ṣe pataki sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ máa wọ ilé yìí lóre kọ́re nítorí pé ó jẹ́ ǹkan tí a ò dáa náà. Mo máa ń wo ago ọwọ́, mo dẹ̀ fẹ́ràn rẹ̀ nítorí pé ó máa ń fún mi ní àìmọ̀ láti mọ ibo tí àsìkò wà àti láti mọ àìní mi ní ibi gbogbo.

Ṣé o máa ń pàdé àfojúsùn títa rẹ? Àfojútiti títa mi jẹ́ nǹkan ti ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń pàdé rẹ̀, à, nígbà mìí ọ máa ń pàdé rẹ̀ lóòrèkóòrè náà dẹ̀ jẹ́ nǹkan tí, à, ó dára nígbà gbogbo. Mo máa rí dájú pé mo ṣe ìpolówó ọjà, mo dẹ̀ fi, à, òpin sí àwọn nǹkan tí ó dẹ̀ máa ṣiṣẹ́ bí ìdíwọ́ fún mi náà.

Ṣé ò ní nọ́mbà orílẹ̀? Nọ́mbà orílẹ̀ jẹ́ nọ́mbà kan tí mo ní gidigidi, ó jẹ́ ní nọ́mbà kan tí ò máa finú mi dùn náà. Tori pè pé nọ́mbà yìí ni mo màá n lò láti rí dájú pé mo ṣe àwọn nǹkan tí mo nílò láti ṣe, àti ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó si dára náà.

Ṣé o máa ń fi ìpara sára? Ìpara jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ̀ máa ń fi sára lóòrèkóòrè náà, a nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára. Aah nígbà tí mo bá lọ wẹ̀ tàbí tí mo bá fẹ́ lọ sí ode, mo máa rí dájú pé mo fi ìpara sára nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára, ó lè jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa lò náà.

Ṣé o ma n lo ẹrọ ìdákẹ́jẹ́jẹ́? Ẹrọ ìdákẹ́jẹ́jẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ́ máa ń lo àwọn èléyìí lóòrèkóòrè. Òòrèkóòrè ń jẹ́ ǹkan tí àwọn ọmọ àgbà láti dájú pé wọ́n ṣe àwọn iṣẹ́ àti àwọn ọkọ̀ máa tí wọ́n ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe ìrẹ̀na lọ́pọ̀lọpọ̀.

Ṣé o jẹ́ ẹni tí ó máa ń ṣe ìtàn nkan? Ṣíṣe ìtàn nkan jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Ma dẹ̀ máa rí i dájú pé mo máa ń ṣe àwọn eto nǹkan tí mo nílò láti ṣe ní òrékọ́òrẹ́. Nítorí pé eléèyi jẹ́ ǹkan tí ó dára kí ènìyàn máa ṣe. Mo máa ń ṣe eto nkan nítorí wí pé ṣíṣe eto nkan ń fún mi ní ìlànà láti mọ bí màá ṣe ṣe dáradára.

Nígbà wo ni o kẹ́ keyin gun ọkọ̀ akẹ́rù? Ọkọ̀ akẹ́rù jẹ́ ọkọ̀ kan tí mo máa ń gùn lóorekore, boya nígbà tí mo fẹ́ lọ sí ibi iṣẹ́ tàbí nígbà tí, à, mo fẹ́ lọ sí ọjà. Ọkọ̀ yìí ni mo máa ń gùn, hmn, lọ síbẹ̀. Ó dà jẹ́ ǹkan tí, à, ó dára, tí ó de tu ṣe pàtàkì fún mi náà gẹ́gẹ́ bí ènìyàn.

Kí ni o máa ń mú ọ rẹ́rìn-ín? Àwọn nǹkan tí ó máa ń mú mi rẹ́rìn-ín ṣe ó jẹ́ nǹkan tí ó pọ̀ díẹ̀ nígbà tí àwọn ènìyàn bá ṣe àwọn nǹkan kan tí ó máa ń pani lẹ́rìn-ín, ẹ lé máa mú mi rẹ́rìn-ín, tàbí tí mo bá wo àwọn nǹkan kan ní orí fóònù mi tí ó jẹ́ nǹkan tí ó máa ń pani lẹ́rìn-ín, ẹ lé máa mú mi rẹ́rìn-ín ná. Eléyìí ni màá ṣe láì fi rẹ́rìn-ín.

Ṣé o máa ń ṣe ìdárayá? Ìdárayá jẹ́ nǹkan tí ò ṣe pàtàkì. Mo dè máa ń ṣe ìdárayá lóòrèkóòrè nitotorí pé eleyii jẹ́ nǹkan tí ó máa ń jẹ́ kí inú mi máa dùn àti láti rí i dájú pé mo ṣe àwọn ǹkankan tí wọ́n tún ṣe pàtàkì fún mi náà gẹ́gẹ́ bí ènìyàn lára ni óòrèkóòrè náà.

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Adùn tí mo fẹ́ràn nínú ice cream ni strawberry. Strawberry jẹ́ nǹkan tí ó dá lọ́pọ̀lọ́pọ̀ tí mo dẹ̀ fẹ́ràn láti má mú ní òrékóòrè nígbàtí mo bá fẹ́ lọ ra ice cream. Adùn yìí jẹ́ nǹkan tí mo máa wá pàtó nínú ice cream.

Kí ni ìgbádùn rẹ̀? Ìgbádùn jẹ́ nǹkan tí ó pọ̀ díẹ̀, àmọ́ mo fẹ́ràn oúnjẹ. Oúnjẹ jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa jẹ ní òòrèkòòrè, tó dẹ̀ jẹ́ nǹkan tí ó tún dára ní ara mi ná. Nípa ìdí èyí a oúnjẹ ni ìgbádùn mi àti orin kíkọ náà.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró, bátìrì fóònù mi máa ń dúró dáradára, ohun ni mo dẹ́ máa ń lo lóòrèkóòrè, latiri dájú wipé àwọn iṣẹ́ àti àwọn nkankan tí mò ń ṣe pé wọn lọ síwájú. Eléyìí dẹ́ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn nípa ibiṣẹ́

Irú bàtà wo ni o fẹ́ràn lati ma wọ̀? Bàtà tí mo fẹ́ràn lati wọ̀ ni bàtà tí ìdí rẹ̀ bá pẹlẹbẹ. Àwọn bàtà yìí jẹ́ bàtà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ nítorí pé lóore kóóre. Nígbà tí mo bá wo wọ̀n, o máa ń jẹ́ kí n rìn dáadáa, àti nígbà tí o bá wùn mí kí n sáré náà. Bàtà yìí ni mo máa ń wọ̀ tí àwon oloyinbo dé mó sì sneakers.

Báwo ni o ṣe máa ń rí àkókò lò nígbà tí o bá wà nínú ilé? Nígbà tí mo bá wà nínú ilé, mo máa ń lo àkókò gidigidi. Ilé de jẹ́ nǹkan tí inú mi máa ń dùn sí, tọ́dẹ̀ tí jẹ́ ǹkan tí ó dá mi lọ́rùn náà. Nípa ìdí èyí, mo máa ń ṣe ètò àwọn ǹkan tí mo nílò láti ṣe ní àkókò láti ri daju pé mo rí àkókò lò.

Ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Ìmọ́lẹ̀ òwúrọ̀ jẹ́ ìmọ́lẹ̀ tí mo fẹ́ràn gidigidi nítorí pé ó máa ń jẹ́ kí ara ènìyàn ṣe gírí àti lè le ṣe dáadáa. Ó dẹ̀ dí àwọn ǹkan tí onímọ̀ sáyẹ́ǹsì tí wọ́n máa ń sọ pé kí ènìyàn máa dúró sínú rẹ̀ náà.

Ṣé ó máa ń pa owó pamọ́? Pípa owó pamọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ máa ń ṣe eléyìí loórekoore nà nítorí pé ó máa ń mú nu dùn. Àìní láti rí láàyè pé mo ní owó tí mo tọ́jú fún ọjọ́ iwájú. Eléyìí ìdè jẹ́ ǹkan tí mo máa ń ṣe láti rí pé mo rí owó lò nígbà tí mo bá nílò rẹ̀.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ímeèlì rẹ? Àwọn ímeèlì mí jẹ́ nǹkan tí a ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń ṣètò wọn ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yọ̀n náà lóòrèkóòrè. Mo máa ń ri dájú pé mo ṣètò àwọn ímeèlì yi dáadára, àfọyín iṣẹ́ àti fún ìdí ọjà náà.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá dúró de nǹkan? Nígbà tí mo bá dúró de nǹkan, nǹkan tí mo máa ń ṣe nìkan ni mo máa ń fi ọkàn balẹ̀. Ìfọkànbalẹ̀ àti suuru jẹ́ nǹkan tí a ò ṣe pàtàkì fún mi gágá bí ènìyàn. Mo dẹ̀ máa rí dájú wipé mo máa ń ṣe eleeyii de ojú ìwọ̀n nígbà tí mo bá dúró de nǹkan náà.

Data tí ó máa ń lò lọ́sese pọ̀to, data tí mo máa ń lò lọ́seṣe jẹ́ ǹkan tí ó pọ̀ díẹ̀, nítorí pé eleyii ni mo máa ń lò fún iṣẹ́ àti fún àwọn ìpolówó tí mo máa ń ṣe ní orí íńtánẹ́ẹ̀tì náà. Mo dà máa ń lò bí i 10 gigì ní ọ̀sẹ̀ kan, tọ dọ̀ jẹ́ ǹkan tí ó pọ̀ gidigidi.

Nígbà wo ni mo máa ń fà? Ìgbà tí mo máa ń fà ni ìgbà tí mo bá ní àwọn iṣẹ́ kankan tí mo nílò láti ṣe tó de je, àwọn nǹkan kan tí wọ́n ti ṣe pàtàkì fún mi náà. Boya nígbà tí mo bá fẹ́ wọ ṣọ́ tàbí tí mo bá fẹ́ bọ́ ṣọ́, àbí nígbà tí mo bá fẹ́ ṣe àwọn iṣẹ́ tó sáà ṣe pàtàkì. Ìgbà yí ni mo máa rí dájú pé mo fà.

Ṣé o mọ bí a ti ń ṣe ìràwọ̀ àkọ́kọ́? Ìràwọ̀ àkọ́kọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dà máa ṣe eléyìí fún àwọn ènìyàn tí mo mọ̀ àti àwọn alábàágbé náà láti ri dájú wípé mo ràn wọ́n lọ́wọ́ ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Mo dẹ̀ máa ṣe eléyìí, lálàíṣọ fún ẹnikẹ́ni nípa rẹ̀

Báwo ni o ṣe máa ń gba irin? Gbigba irin jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo máa ń gba ìyìn ní ibi iṣẹ́, níbi ọjà àti ní ìdílé náà. Ìgbà mí nígbà tí mo bá ṣe mú ìmọ̀ ọ̀tún wá tàbí tí mo bá ṣe nǹkan tí ó láyọ̀, tí ó lárinrin, ìgbà yẹn ni màá gba ìyìn tí ó dẹ̀ jẹ́ nǹkan tí ó fi inú dídùn.

Bawo ni a ṣe máa ń pín owó naa pẹ̀lú àwọn ọrẹ nígbàtí emi àti àwọn ọrẹ mi bá lọ sí òde, tí a bá lọ ra ǹkan, a máa ríi dájú wípé a pín owó ni àárín wa ni ọgbọgba, alaise, aa, ìrẹ́jẹ tabi alaisi ija, eléyìí dẹ̀ jẹ́ nkan ti o ṣe pàtàkì náà.

Báwo ni o ṣe máa ń pín dáàbò bo ayé ìkọ̀kọ̀ rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Ayé ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo gbọdọ̀ máa dáàbò bo ó ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Mo máa lo páswọọ̀dù àti pásíìkì àti pátàn láti rí i dájú pé mo ṣe dáàbò bo ayé kọ̀ọ̀kan mi ní gẹ́gẹ́ bí ó ti yẹ.

Omi tí o ń mu, mu lójojúmọ́ pọ̀ tó. Omi tí mo mú lójojúmọ́ jẹ́ nǹkan tí ó pọ̀ díẹ̀ nítorí wí pé nǹkan tí dọ́kítà sọ fún mi nìyẹn nígbà tí mo lọ sí ilé ìwòsàn wòkẹ́yìn. A ò dẹ̀ jẹ́ ǹkan tí ó pọ̀, mo máa ń mú bí five to six litre ní ojojúmọ́ gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o ti dúró laílọ ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Igba ti mo duro lilo ero ayarabiasa je igba ti eleyii ti mo ni ti o baje, igba yii ni mo da wo lilo re. Ó de jẹ́ ǹkan tí ò ni ra díẹ̀ fún mi láti ṣe, nitori pè òún ni mo máa lò láti fi ṣiṣẹ́

Iru ìbọsẹ̀ wo ni o fẹ́ràn wọ̀? Ìbọsẹ̀ tí mo fẹ́ràn wọ̀ ni ìbọsẹ̀ aláwo. Ìbọsẹ̀ aláwo jẹ́ ìbọsẹ̀ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dè ẹ́ máa ń lò lóorekọorè láti ríi dájú wipé, à, mo ṣe ohun tí mo ní ṣe ní ìmọ́tótó. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó tùn dára fún ènìyàn láti máa lò naa nítorí wipé tí òde òní ni.

Nígbà wo ni o kéyìn ìrìnàjò fún iṣẹ́? Mo máa ń rìn rìnàjò fún iṣẹ́ dáradára, nítorí pé éléyì jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí mo dé máa ń ṣe lóòrèkóòrè nígbà tí, bá yé tó bá ṣí ṣẹ́ lẹ̀ fún mi láti ṣẹ́ ní ọ̀sẹ̀ tí ó kọjá, mo ṣe ìrìnàjò lọ sí ìlú mìíràn fún iṣẹ́ tí mo lọ ṣe níbẹ̀ fún àwọn ènìyàn kan.

Ṣé o fẹ́ràn lọ sí Etíkun? Etíkun jẹ́ ibìkan tí mo fẹ́ràn láti máa lọ nítorí pé ó jẹ́ ibìkan tí ó tutù dáradára to de jẹ́ ibi tí, ó dára kí ènìyàn máa lọ. Etíkun jẹ́ ibìkan tí mo fẹ́ràn láti kó àwọn ọ̀rẹ́ lọ àti láti lọ ṣayé níbẹ̀ nígbà tí àsìkò rẹ̀ bá ṣi sílẹ̀ fún mi láti ṣèleyi.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá ń sìn? Nígbà tí mo bá ń sìn, àwọn nǹkan tí mo máa ń ṣe jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, à boya kí n tọro aforíji lọwo àwọn ènìyàn nítorí pé elé jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì nígbà tí ènìyàn bá sìn nítorí pé nǹkan tí ó dá kí ọmọlúàbí ṣe niyen náà.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ètò ìdárayá mi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, tó dẹ̀ jẹ́ ǹkan tí ó dẹ̀ dára lọ́pọ̀lọpọ̀ náà. Ó jẹ́ ǹkan tí inú máa ń dùn sí láti máa ṣe, nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára náà. À mo dẹ tún rí dájú pé mo ṣe elé yìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ.

Ṣé o máa ń jẹ nǹkan ọkọ rẹ? Mo máa ń jẹun nínú ọkọ̀ mi. Er, jíjẹun nínú ọkọ̀ kì í ṣe nǹkan tí ò bụru jái, mo de máa ń ṣe eléyìí náà gẹ́gẹ́ bí ènìyàn torí pé ó jẹ́ nǹkan tí, àá, mo fẹ́ràn láti máa ṣe. Ó de jẹ́ nǹkan tí inú mi máa ń dùn sí náà gẹ́gẹ́ bí ènìyàn itorí pé ó jẹ́ ǹkan tí ó dára.

Báwo ni o ṣe máa ń gbọ́ irò àwọn oníbàárà? Irọ àwọn oníbàárà jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń gbọ́ eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Lálá kọ̀ọ̀kọ́ nígbà tí àwọn oníbàárà bá pè mí, mo máa ń lo orí fóònù, mo dẹ̀ máa ń lo àwọn íméèlì náà láti wípé mo gbọ́ irò wọn àti láti bá wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí olùtajà.

Báwo ni o ṣe máa ń kojú àwọn iṣọ̀rọ̀ ní iṣẹ́? Àwọn aṣọ̀rọ̀ ní iṣẹ́ jẹ́ àwọn nǹkan tí mo máa ń kojú pẹ̀lú ọgbọ́n àti ìmọ̀ àti òye. Nígbà tí eléyìí bá ṣẹlẹ̀, mo máa rí i dájú pé mo kojú wọn gidigidi, àti láti ṣe nǹkan tí ó yẹ àti láti ṣe àwọn nǹkan tí ó tọ̀nà gidigidi náà gẹ́gẹ́ bí ènìyàn.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù ni ìrẹsì. Ìrẹsì jẹ́ oúnjẹ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ ó dẹ̀ jẹ́ oúnjẹ kan tí mo fẹ́ràn láti máa jẹ. Nítorí pé óunje yi je oúnjẹ kan tí ó yàrá sè, tó dẹ̀ jẹ́ oúnjẹ tí èèyàn le ṣe ní oríṣiríṣi ọ̀nà. Fún ìdí èyí ló fa tí mo fi fẹ́ràn oúnjẹ yìí gidigidi.

Báwo ni o ṣe máa yanju àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá? Àwọn ìṣòro ayárabíàṣá jẹ́ nǹkan tí mo máa yanju pẹ̀lú ọgbọ́n ìmọ̀ àti òye. Nígbà tí eléyìí bá ṣẹlẹ̀, mo fẹ́ràn láti pe àwọn ènìyàn tí wọ́n ní ọgbọ́n lórí ẹ̀rọ ayárabíàṣá. Àwọn eléyìí ni mo máa ń pè lórí kórè tí wọ́n bá mi yanjú òrò gidigidi náà.

Kí ni ìlànà ìpolówó? Òrọ ìlànà ìpolówó mi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ máa ń lo lóòrèkóòrè láti ríi dájú wípé mo ṣe àwọn ǹkan tí mo nílò láti ṣe kí ọjà mi kí ó bá máa lọ síwájú. Eléyìí ni mo dẹ̀ máa ṣe, à ní orí television tàbí orí radio náà lọ́pọ̀lọpọ̀ ní gbogbo ìgbà.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Títọ́jú ara mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dà máa ń ṣe léyìí ní oríṣiríṣi ọ̀nà. Lálákọ̀ọ́kọ́, mo fẹ́ràn kí ń máa jẹ oúnjẹ tí ó dára ní lálákọ̀ọ́kọ́. Lálákéjì, mo fẹ́ràn láti rí dájú pé mo wẹ̀ ní àkókò mo dẹ̀ ṣe ìmọ́tótó ara mi náà. Eléyìí jẹ́ nǹkan tí ó tún ṣe pàtàkì púpọ̀

Ṣé o máa ń mu Ògùn lójoojúmọ́? Mi ò kí ń mu Ògùn lójoojúmọ́ nítorí pé eléyi jẹ́ ǹkan tí kò tọ̀nà tí kò dẹ̀ bojú mu. Lójojúmọ́, mo máa rí dájú wipé mo ṣe àwọn ǹkan tí mo nílò láti ṣe. Nígbà tí, à, mi ò bá ní àìsàn kankan, mi ò kí ń mu Ògùn. Ó de jẹ́ ǹkan tí ò dára nìyẹn.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Mo ní ẹranko ọ̀sìn. Ẹranko ọ̀sìn mi dẹ̀ ní ajá. Ajá jẹ́ ẹranko ọ̀sìn kan tí mo fẹ́ràn. Nítorí pé mo máa ń gbọ́ran wọ́n dẹ̀ ní ìwà tí ò dára náà. Nípa èdè yìí, ẹranko ọ̀sìn tí mo ní ní ajá, ọ̀dẹ̀ jẹ́ nǹkan tí mo fẹ́ràn ṣe lọ́pọ̀lọpọ̀

Kí ni o máa ń ṣe nígbà tí òjò bá ń rọ̀? Nígbà tí òjò bá ń rọ̀, ah, mi ò fẹ́ràn láti máa jáde. Nígbà yìí ni mo máa ń ṣe àwọn iṣẹ́ tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Elédè jẹ́ nǹkan tí ó máa ń jẹ́ kí inú mi dùn náà nítorí pé, ah, eléyìí jẹ́ nǹkan tí mo máa ń ṣe láti rí dájú pé iṣẹ́ tẹ̀síwájú.

Ṣé o máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn dáradára, nítorí pé eléyi jẹ́ ǹkan tí ò ṣe pàtàkì sí mi, gẹ́gẹ́ bí ènìyàn tí mo jẹ́. Nígbà tí mo bá lọ síbi kan tí mo bá ṣìnà, eléyi máa jẹ́ kí ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn, nítorí pé ó ṣe pàtàkì fún mi láti ṣe.

Ṣé o mọ bí a ti ń fọn? Bí a ti ń fọn jẹ́ nǹkan tí mo mò ṣe, à, gidigidi. Ó dè jẹ́ nǹkan tí mo máa ṣe nígbà tí a bá ní àwọn ǹkan kan tí a nílò láti ṣe ní ìlú wa. Nígbà náà lọ́hùn, mo máa ń fọn gidigidi. Ó dè jẹ́ ǹkan tío ó dára, tí inú mi dé máa ń dùn síi nítorí pé ó jẹ́ eré ìdárayá.

Ṣé o máa ń mu, ṣe o máa ń, ṣe o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Ríra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo dà máa ń ṣe eléyìí ní orekore. Mo máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Ó dà jẹ́ ǹkan tó dára ná. Nígbà tí mo bá fẹ́ ṣe eléyìí, mo máa ń ṣe pẹ̀lú ọkàn kan ni.

Ṣé o máa ń fi àwọn fáìlì pamọ́ sí orí cloud? Mo máa ń ṣe àwọn eléyìí ní òrekore nígbà tí àyè rẹ bá ṣi silẹ̀ nítorí wípé ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì láti ṣe. Mo máa ń rí dájú pé mo fi àwọn nǹkan kan pamọ́ sí orí cloud, ó lè jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì bíi Google Drive and all.

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Lílọ àkókò pẹ̀lú ẹbí mi jẹ́ ǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó si yẹ nàá. Mo de máa ń ṣe eleyi lorekórè. Lalakọ́kọ́, mo fẹ́ràn láti máa gbé wọn jáde láti lọ wẹ̀, láti lọ jẹun, àti láti lọ wo fíìmù ní sinimá náà.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí iṣẹ́ gùn ọdẹ? Iṣẹ́ gùn ọdẹ jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Ìgbà kẹ́yìn tí mo dẹ̀ lọ ni ìgbà tí mo wà ní ìgbà ọmọdé. Nígbà yìí, èmi àti ẹ̀gbọ́n mi lọ ṣe ọdẹ, tádé pa òkété wá sí ilé. Ò jẹ́ ìgbà kan tí inú mi dùn gangan. Ò jẹ́ ìgbà kẹ́yìn tí mo ṣe eléyìí náà.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni àwọn ẹlẹ́yi tí wọ́n máa ń fi fúláwà òyìnbó ṣe, tí wọ́n máa ń pè ní puff puff tàbí meat pie. Eléyìí de jẹ́ eleyii tó dùn gidigidi tí mo máa ń wọ́n ni mo jẹ́ máa ń ṣe tí mo máa ń jẹ ní ọ̀sán gẹ́gẹ́ bí i ìpanu nígbà tí mo bá wà ní ibi iṣẹ́

Ṣé o máa n ka ìwé? Kíka ìwé jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó dẹ̀ jẹ́ ọ̀riṣùn ọgbọ́n àti ìmọ̀ fún mi gẹ́gẹ́ bí ènìyàn nígbà tí nǹkan bá dojúró fún mi tàbí nígbà tí mo bá fẹ́ kọ́ ìmọ̀ tuntun. Mo fẹ́ràn láti máa ka ìwé. Eléyìí dẹ̀ jẹ́ nǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè látọ̀rí pé mo mú èrò tuntun àti mo dẹ̀ mọ àwọn nǹkan tí mo nílò láti kọ́ ná.

Ṣé o mọ oúnjẹ tó kún? Mi ò kí ń jẹ oun tí ó kún. Àwọn oúnjẹ tó kún jẹ́ àwọn oúnjẹ kan tí mo máa ń ju danu tàbí tí mo bá fún ẹranko ọ̀sìn mi. Eléyii de jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì nítorí pé láti ń jẹ àwọn oúnjẹ tó kù, ó jẹ́ ǹkan tí kò dára ní ilẹ̀ Yorùbá.

Ṣé o mọ bí a ti ń pẹja? Pípẹja jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ nígbà tí mo wà ní kékeré, ìyẹn nígbà tí mo wà ní girama pẹ̀lú ọ̀dọ̀ bàbá bàbá mi. Ìgbà yẹn ni mo kọ́ bí a ṣe ń pẹja. Eléyii jẹ́ ǹkan tí mo kọ́, a, pẹ̀lú ẹ̀gbọ́n mi náà tí ní ìsìn tó jẹ́ wí pé a lè mọ̀ pa ẹja dáradára.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Kíkí àwọn ènìyàn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì ní ilẹ̀ Yorùbá. Mo wá dá dúró lórí àwọn ènìyàn tí n bá fẹ́ kí. Tó bá jẹ́ àwọn ènìyàn tí ó jù mí lọ ni mo máa kí wọn pẹ̀lú ìdọ̀bálẹ̀ ni. Tó bá yẹ pé àwọn ọ̀rẹ́ mi ni, mo máa kí wọ́n ní ọri ìdúró ni. Elẹ́yí ni mo máa ń ṣe nígbà tí mo bá kí àwọn ènìyàn.

Ṣé o ti ṣìná rí? Mo ti ṣìná rí gẹ́gẹ́ bí ènìyàn nígbà tí mo wà ní kékeré. Ìgbà yí ni mo lọ kí ọ̀rẹ́ mi kan tó jẹ́ wí pé mo gbàgbé ọ̀nà tí à mo gbà lọ síbẹ̀ nígbà tí mo ń bọ̀. Ìgbà yí ni mo bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn tí ó wà ní àyíká, àwọn ni wọ́n ṣàjò ọ̀nà fún mi. Ọjọ́ náà lọ́hùn.

Báwo ni o ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Àjọyọ̀ ọjọ́ ìbí mi jẹ́ ǹkan tí mo máa ń ṣe pẹ̀lú àwọn èrò tí wọ́n kì í pọ̀. Àwọn ènìyàn tí wọ́n bá sún mọ́ mi bíi ọ̀rẹ́ àti ẹbí mi náà tí wọ́n n pọ̀. Mo máa ń ṣe léyìí ní ilé a Alálàisìí ariwo inú mi de máa ń dùn bí mo ṣe máa ń ṣe ní ọdọọdún.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni ìmọ̀ látirí dájú pé mo mọ bí wọ́n ṣe ń lo àwọn kọ̀m̀pútà àti lápútọ̀ọ̀pù pẹ̀lú sọ́fútíwẹ́ẹ̀ láti fi ṣe àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe. Eleyi ma jẹ́ kí iṣẹ́ mi kí ó tẹ̀síwájú àti láti ní ọgbọ́n ìmọ̀ àti òye ní orí àwọn nǹkan tí mo máa ń ṣe náà.

Báwo ni o ṣe máa rí ìpèsè àwọn ohun èlò? Ìpèsè àwọn ohun èlò jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ṣe elẹ́yì ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà. Nígbà tí mo bá fẹ́ ṣe ìpèsè ohun àwọn ohun èlò, mo máa ṣe elẹ́yì. Nígbà tí mo bá lọ sí ọjà lọ ra wọn, tàbí ríi dájú wípé mo ṣe wọn ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ.

Ṣé owó tí ò ń gbà dára tó? Owó tí mo ń gbà jẹ́ owó tí ó dára lọ́pọ̀lọpọ̀ èèyàn láti ibi iṣẹ́ àbí láti ibi òwò. Owó tí wọ́n san fún mi jẹ́ owó kan tí ó máa ń tó mi, tó máa ń tẹ́ mí lọ́rùn láti ṣe àwọn nǹkan kan tí mo ní ṣe fún ara mi. À to dẹ jẹ́ nǹkan tí ó máa ń finú mi dùn gan-an gidi nàà lọun.

Ṣé o máa ń lo ọ̀pá ìfàmúra nígbà tí o bá ń mu ohun mímu? Nígbà tí mo bá ń mu ohun mímu, mi ò kì í lo ọ̀pá ìfàmúra nítorí pé elèyii jẹ́ nǹkan tí òbùrú jáì tí kò de dára. Nítorí pé nígbà tí mo bá mu ohun mímu, mo máa rí dájú pé mi ò kí ń mu ju nǹkan tí agbára mi bá lè gbé lọ. Ìdí nìyẹn tí mi ò kì ń lo ọ̀pá ìfàmúra.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Dídarí àwọn òṣìṣẹ́ jẹ́ nǹkan tí ó lágbára díẹ̀, tọ́dẹ̀ tun ṣe ó ní, ó nílò àkínkanjú. Amọ mo máa ń ṣe léyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ, nítorí pé ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, à, láti ṣe. Mo dẹ máa ń darí wọn dáradára.

Ṣé o máa ń mu àwọn ohun mímu protein? Àwọn ohun mímu protein jẹ́ nǹkan tí mi ò kí ń mu. Ó jẹ́ àwọn nǹkan tí mi ò fẹ́ràn láti máa mu náà nítorí pé wọn kò dára lára. Ó de jẹ́ ǹkan tí kò fi bẹ́ẹ̀ dára kí ènìyàn máa mu náà. Nípa ìdí èyí, mo mári dá ju pé mo ṣe àwọn nǹkan tí mo ní ṣe, bó ṣe yẹ kó rí àti bó ṣe yẹ kó jẹ.

Nígbà wo ni o kẹ́yìn láàlá burúkú? Alà burúkú jẹ́ nǹkan tí, à, kò dára. Ó lè jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn láti máa lá. Lóre kọ̀re, nígbà tí mo bá lá àlá burúkú, mo máa rí i dájú pé, à, mo kọ wọ́n sílẹ̀. Ó dè ti pẹ́ ìgbà kẹ́yìn tí mo lá àlá burúkú nígbà tí mo wà ní, à, ọmọdé.

Ṣé o máa na ara rẹ nínú ara mi jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń ṣe eléyìí dáradára ní ọ̀nà tí ó pò. À, ó jẹ́ nǹkan tí mo máa ń ṣe. Ó dẹ̀ jẹ́ nǹkan tí inú mi máa ń dọ̀tí náà nígbà tí mo bá ṣe é nítorí wípé nínú ara ènìyàn jẹ́ nǹkan tí ó dára láti mú ara ènìyàn bọ́ sí ipò.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Mi ò kì í jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà. Ó jẹ́ ǹkan tí mi ò fẹ́ràn láti máa ṣe nítorí pé ó máa ń mú kí àrifìn kí ó wáyé. Ó dẹ̀ máa jẹ́ kí àwọn ǹkan tí kò dá náà kí ó tun wáyé náà. Ìdí nìyẹn tó jẹ́ wipé mi ò kín ṣẹlẹ̀ yìí, à, fún àwọn ènìyàn.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? Eleyi i jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ máa ṣe elé ì lóòrèkóòrè. À, mo máa rí i dájú pé mo ṣe iṣẹ́ mi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ láti rí i dájú wípé, à, mo ṣe ní àkókò láti fi ààyè fún ìgbésí ayé.

Ṣé o máa ń jẹ gúọ̀mù? Gúọ̀mù jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa jẹ, nígbà míì gẹ́gẹ́ bí ènìyàn nitorí pé ó dára, ó máa ń fún mi ní okun àti agbára, láti ṣe àwọn nǹkan tí mo ní ṣe. Ó dẹ̀ máa, ìgbà míì nígbà tí mo bá lọ sí ibi eré ìdárayá, ìgbáyéè ni mo máa ń ṣe, ni mo máa jẹ elé yìí,

Ṣé o fẹ́ràn wà ní òru? Ilé jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gẹ́gẹ́ bí ènìyàn. Àmọ́ mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn ìmọ́lẹ̀. Ni óòrèkóòrè, mò máa ń wà ní ibi tí iná bá wà àmọ́ nígbà tí mo bá fẹ́ sùn, ìgbà ẹni mò máa ń pa iná tó jẹ́ wípé mò máa wà ní òru. Ilé-ìdà jẹ́ nǹkan tí mò máa ń ṣe lóòrèkóòrè náà.

Ṣé o máa kọ ìròyìn ní ibi iṣẹ́? Kíkọ ìròyìn ní ibi iṣẹ́ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Móde máa ń ṣe eléyìí ní ọ̀nà tí ó pò náà àmọ́ máa rí dájú pé mo kọ ìròyìn bí ó yẹ kí ń ṣe kọ. Bóyá nígbà tí mo bá lọ ṣe àfọjú tó àwọn ìṣẹ́ kokan ní ìlú mìíràn, ìgbà yẹn ni mo máa kọ àwọn ìròyìn yìí láti kà ní ibi ìpàdé.

Ṣé o ní irungbọ̀n? Irungbọ̀n jẹ́ ǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀. Mo dẹ̀ ní irungbọ̀n, nítorí pé irungbọ̀n jẹ́ ǹkan tí ó dára kí ọmọkùnrin ní. Nípa ìdí èyí, mo ní irungbọ̀n, à mo dẹ̀ máa ń tọ́jú rè dáadáa. Mo máa ń fi ǹkan ìpara sí i. O dẹ̀ jẹ́ ǹkan tó máa ń fún mi ní ẹwà náà gẹ́gẹ́ bí ènìyàn. Nípa, mo ní irungbọ̀n gidigidi.

Ṣé ojú rẹ dára? Ojú mi jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ nítorí pé mo máa ń fi rí ǹkan dáradára àti gẹrẹgẹ, kò ní àbàwọ́n kankan. Ó dè jẹ́ ǹkan tó máa ń fún mi ní ìdùnnú àti àlàáfíà náà. Nípa ìdí èyí, ojú mi jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ láti rí ǹkan gidigidi.

Ṣé o ní gíláàsì oorun? Gíláàsì oorun jẹ́ nǹkan tí mo ní lọ́pọ̀lọpọ̀ tí mo dè máa ń lò lóòrèkóòrè nígbà tí mo bá fẹ́ lọ sí òde tí oorun bá pọ̀ gidigidi. Ìgbà yìí ni mo máa ń lo gíláàsì yìí, nítorí pé ó dára láti fi ṣe ìdáàbòbò ojú àti wípé kí oorun bá máa ṣe ìjàmbá fún ènìyàn.

Nígbàwo ni ọjà tuntun yóò dé? Ọjà tuntun yóò dé ní oṣù mẹ́ta tí ó ń bọ̀. Tó dẹ̀ jẹ́ ǹkan tí ó tún ṣe pàtàkì fún ènìyàn láti ṣe náà, nítorí pé léyìí jẹ́ ǹkan tí ó dá lọ́pọ̀lọpọ̀ láti ṣe, a ó dẹ̀ jẹ́ ǹkan tí inú mi máa ń dùn sí lóòrèkóòrè náà gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o mọ bí a ti ń wẹ̀? Bí a ti ń wẹ̀ jẹ́ nǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀. Mọ dẹ̀ máa ṣe eléyìí nígbà tí àsìkò bá wà láti ṣẹ́. Gẹ́gẹ́ bí ènìyàn, mo fẹ́ràn láti máa wẹ̀. Ó dára nítorí pé ó máa ń jẹ́ kí inú mi dùn. Ànígbà tí mo bá dẹ́ lọ wẹ̀, ó jẹ́ nǹkan tí àmo máa fi ń ṣàṣà lórí àwọn kankan náà lọ́hùn.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún ni oṣù August. Oṣù August jẹ́ oṣù kan tó je wipé a máa ń kó èrè oko, tí a máa ń ṣe àwọn iṣẹ́ tí a ti ṣẹ̀ ṣẹ̀yiń tí a máa ń kó àwọn ère rẹ̀. Ó dẹ̀ jẹ́ oṣù kan tí owó àti ọjà tuntun ti ó jáde tó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára.

Ṣé o ní àìsàn ìkórira sí oúnjẹ kan? Gẹ́gẹ́ bí ènìyàn, mi ò ní àìsàn ìkórira sí oúnjẹ kankan. Oúnjẹ jẹ́ nǹkan tí mo fẹ́ràn gidigidi tí mo dẹ̀ fẹ́ràn láti máa jẹ lóore kóòré. Nípa ìdí èyí, kò sí oúnjẹ tí mi ò kí ń jẹ, à, nítorí pé, à, oúnjẹ wọ̀nyí jẹ́ oúnjẹ kan tí ó dára fún ènìyàn láti máa jẹ náà tí inú mi dẹ̀ dùn sí i.

Ṣé o máa ń wọ ìborùn? Ìborùn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa wọ eléyìí lórí kùpẹ̀ nígbà tí mo bá nílò láti ṣẹ́ nítorí wipé eléyìí ni mo máa ń lò nígbà tí oòrùn bá pọ̀ gidigidi tí mo dẹ̀ fẹ́ lọ sí òde. Àwọn ìborùn yìí ni mo máa ń gbé sára láti rí pé àwọn òrùn o ṣe mi ńi eṣe.

Ṣé o mọ bí a ti ń ya àwòrán? Yíyàwòrán jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó dẹ̀ máa tí ó dẹ̀ máa ń fi inú mi dùn. Nípa idi eyì, mo máa ń ya àwòrán gidigidi nítorí pé yíyàwòrán jẹ́ nǹkan tí ó dára tí ó yẹ kí ènìyàn máa ṣe. À, mo dẹ̀ máa ń ya àwòrán. Ó dára, mo máa ń ṣe é. Ó dẹ̀ jẹ́ nǹkan tí inú mi máa ń dùn sí náà.

Kí ni o máà ń gbọ́ tí o bá wà nínú ọkọ̀? Nígbà tí mo bá wà nínú ọkọ̀, mo fẹ́ràn láti máa gbọ́ orin. Orin jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gege bí ènìyàn tí ó dẹ̀ máa ń mú nu mi dùn náà nígbà gbogbo. Nígbà tí, à, mo bá ń ṣe eléyi, tí mo bá wà nínú ọkọ̀, mo fẹ́ràn láti máa gbọ́ orin, ìyen ni mo máa ń ṣe lóòrèkóòrè.

Ṣé o ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí? Mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí ní àìmọye ìgbà. Eléré jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn, nítorí wípé mo máa ń lọ síbí yìí lọ kọ́ ìmọ̀ tuntun bóyá nípa iṣẹ́, nípa òwò tàbí nípa ọjà náà. Tódẹ̀ jẹ́ ǹkan tí ó máa ń jẹ́ kí iṣẹ́ mi tẹ̀síwájú lọ́nàkọ́ná.

Ṣé o máa ń wọ àwọn ohun ọ̀ṣọ́? Àwọn ohun ọ̀ṣọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mò dé, mò ń wọ̀ wọ́n lóorekóòrè náà nítorí pé nígbà tí mò ń bá lọ sóde tàbí tí mò ń bá fẹ́ jáde àwọn ohun ọ̀ṣọ́ yìí ni mò máa ń wọ̀ sára. Tọ́ dẹ̀ jẹ́ ǹkan tí ó dá lọ́pọ̀lọpọ̀ tí ó dé máa ń finú mi dùn nítorí kó máa fún mi ní ẹwà.

Ṣé o máa ṣiṣẹ́ ju wákàtí lọ nígbà mí tí iṣẹ́ bá pọ̀ ní ọwọ́ mi tàbí tí mo bá ní àwọn iṣẹ́ tí ó pọ̀ nílẹ̀ jaburata. Ìgbà yìí ni mo máa a, ṣiṣẹ́ ju wákàtí lọ láti rí pé mo parí àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe. Àgàgà tó bá jẹ́ ìparí ọ̀ṣẹ̀, mo nílò láti ṣiṣẹ́ ju wákàtí lọ.

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Eléyi dá dúró lórí à ìpò tí mo bá wà. Tó bá jẹ́ ìgbà tí òru mú gidigidi emi ò fẹ́ràn láti máa ṣí fèrèsé ọkọ̀ àmọ́ tó bá jẹ́ ìgbà tí à òtútù wà, a mo máa rí dájú pé mo ti fèrèsé ọkọ̀ pa ni gidigidi tí ó lè dára náà.

Irú fóònù alágbe káwò ni ń lò? Fóònù alágbe tí mo ń lò ni fóònù tí ilé-iṣẹ́ Samsung ni tí wọ́n ṣẹ̀ ṣe jáde. Fóònù yìí dẹ̀ jẹ́ fóònù kan tí ó dára gidigidi tí inú mi dẹ́ dùn sí nígbà tí mo bá lò ó. Fóònù yìí jẹ́ fóònù kan tí ó pọ̀ tí ó dẹ̀ ní ọwọ́ ní orí náà.

Bawo ni ọṣẹ maa n ṣe akopọ fun rinrajo? Akopọ fun rinrajo jẹ nkan ti o ṣe pataki fun mi gẹgẹbi eniyan. Mo dẹ̀ máa n ṣe éléyì ni ọna ti o tọ ati ni ọna ti o yẹ nigbagbogbo. Nigbati mo ba nilo lati ṣe irinajo, mo ma n kọ awọn ọwọ, awọn ọna ati awọn ohun ti mo nilo lati lo fun irinajo naa.

Ṣé o ti lọ sóde rí? Mo ti lọ sóde rí. Nitori pé a òde jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Mo máa ń lọ sóde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tàbí ẹbí mi náà nígbà mìí nígbà tí a bá pe wá sí ibi ayẹyẹ tàbí ibi àjọ̀dún. A dẹ máa ń ṣe eleyii pẹ̀lú ayò àti ìnidídùn náà.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Àwọn aládùúgbò mi jẹ́ àwọn ènìyàn kan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀. Mo lè mọ̀ wọ́n dáradára nítorí pé wọ́n jẹ́ ẹni ọ̀tún àti ẹni ìmọ̀. A máa jọ ń ṣẹ́ṣẹ́ papọ̀ láti dájú pé àdúgbò tí à ń gbé ọ jẹ́ àdúgbò kan tí àwọn ènìyàn ó fẹ́ràn láti wá. A lè máa ń ṣe ìmọ́tótó ibẹ̀ náà.

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Dídáhun fóònù ní ibi iṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dà máa ń ṣe léyé ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Nígbà míì, nígbà tí àwọn ènìyàn bá pè mí, mo màá gba aye lọ́wọ́ olùdarí ìṣe tàbí súpávaísọ̀ tí a bá ní síbẹ̀ láti lọ dáhùn àwọn ìpè yìí ní orí fóònù mi.

Báwo ni o ti máa ń ṣe ìdúnàádúrà? Ìdúnàádúrà jẹ́ nǹkan tó ṣe pàtàkì níbi ọjà tàbí níbi òwò. Nígbà tí mo bá ṣé àwọn eléyìí, màmá rí i dájú pé mo ṣe ìdúnàádúrà láti wá sí àdéhùn pẹ̀lú èmi àti oníbàárà tàbí ẹni tí mo bá fẹ́ bá ra ọjà. Eléyìí de jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Mo sì lọ sí ọjà ní ìparí ọ̀sẹ̀ tí ó kọjá nítorí pé ìgbà yìí ni mo lọ ra àwọn ohun èlò sínú ilé fún oúnjẹ àti fún àwọn nǹkankan tí mo nílò fún àgọ́ ara mi náa. Eléyìí de jẹ́ nǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè nígbà tí mo bá ní àsìkò àbí ní ìparí ọ̀sẹ̀ láti rí i dájú pé mo lọ sọ́jà lọ ra àwọn nǹkan tí mo nílò.

Ṣé o ní aṣọ wíwẹ̀? Aṣọ wíwẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi. Mo dẹ̀ ní àwọn aṣọ yìí sílè. Àwọn aṣọ yìí ni màá ń wọ̀ lórèkórè nígbà tí mo bá fẹ́ lọ wẹ̀, ìyẹn ní ibi tí wọ́n ti ń wẹ̀ tàbí nínú odò. Mo máa ń lo aṣọ yìí láti fi dáàbò bo ara mi àti láti ríi pé àmọ́ ò wó sókè nígbà tí mo bá wà nínú odò náà.

Ṣé ó rọrùn fún ọ láti dáríji àwọn ènìyàn? Jìya, mo máa ń dáríji àwọn ènìyàn. Eléyìí ìdè jẹ́ ǹkan tí mo máa ń ṣe, pẹ̀lú ìrọ̀rùn. Mo jẹ́ ẹnìkan tí o ní ojú àánú, tí ó dẹ̀ máa ń ṣàánú fún àwọn ènìyàn náà. Nípa ìdí èyí, nígbà tí àwọn ènìyàn bá ṣe nǹkan tí ó bí mi nínú, mo máa ń dáríji wọ́n tí ọ̀kan tí ọ̀kan. Nítorí pé eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì kí ènìyàn máa ṣe.

Ṣé o fẹ́ràn lọ sí ilé ìṣẹ̀nbáyé? Lílọ sí ilé ìṣẹ̀nbáyé jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀, ó dẹ̀ jẹ́ nǹkan tí inú mi máa dùn sí ní lóòrèkóòrè. Nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára, eléyìí máa fún mi ní ìmọ̀ nípa àwọn nnkan tí óò ti ṣẹlẹ̀ sẹ́yìn rí à ní òde ayé tí a wà yìí náà.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni ìgbà Kérésìmesì. Ìgbà Kérésìmesì jẹ́ ìgbà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí gbogbo àwọn ènìyàn láti ibi gbogbo máa ń wá ṣilé, wá ṣe ọdún. Ìgbà yìí dẹ̀ jẹ́ ìgbà tí ó dára tí ó dẹ máa fi inú mi dù náà, à, nípa ìdí èyí, à, ìgbà yìí jẹ́ ìgbà tí mo fẹ́ràn jù.

Ṣé o rọrùn, ṣe ohun ìrọrùn nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Mi kò ní ìróra kankan nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú ènìyàn. Mo máa ń sọ̀rọ̀, à, pẹ̀lú ọ̀kún kan ni, tí ó lè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi ná gẹ́gẹ́ bí ènìyàn. Nítorí wipé eléyìí kì í ṣe iṣẹ́ ǹkan tí ó le nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, mo máa ń sọ̀rọ̀ dáradára.

Ṣé o máa rọrùn nígbà tí o bá sùn? Mi ò kí rọ nígbà tí mo bá sùn. Ó jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn láti máa ṣe nítorí pé kò dára fún ọmọkùnrin láti máa rọrùn. Nípa ìdí èyí lọ́ fa pé nígbà tí mo bá sùn, mi ò kí ń hanrun nítorí pé ó jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Ìṣẹ̀dọ̀tún ọkàn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Lọ́pọ̀lọpọ̀ ọmọlẹ̀ máa ń ṣe léè lórí kórí nígbà tí ayọ̀ rẹ̀ bá ṣí sílẹ̀. Ó lè jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí ó le tú dára náà, ah, ah, fún èèyàn láti máa ṣe.

Báwo ni ìgbéyàwó ìṣe tó kẹ́yìn ṣe rí? Ìgbéyàwó ìṣe tí wọ́n kẹ́yìn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó dàra lọ́pọ̀lọpọ̀ nítorí pé ọ̀pọ̀ ènìyàn ni wọ́n wá síbẹ̀ tí àdájọ́ ṣe àjọyọ̀ náà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Ó jẹ jẹ́ ǹkan tó ní àrinrin náà à ti inú mi dẹ̀ dùn síi.

Ṣé o máa ń wọ gíláàsì? Gíláàsì jẹ́ nǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀. Mo dà máa ń wọ gíláàsì dáradára nítorí pé ó jẹ́ ǹkan tí mo fẹ́ràn tí inú mi dà máa ń dùnsín lóre kóre náà láti máa wọ̀ nípa ìdí èyí ni mò ń máa wọ gíláàsì dáradára nítorí pé ó máa ń fúnyan ní ẹwà nígbà tí mo bá wọ̀ ó dà máa ń jẹ́ kí ojú mi kí ó wà ní ìdáàbòbò náà.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábáṣiṣẹ́pọ̀? Àwọn alábáṣiṣẹ́pọ̀ jẹ́ àwọn èèyàn tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀. Mo dẹ̀ máa yan wọ́n pẹ̀lú ọgbọ́n àti ìmọ̀rán nítorí pé elé jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo máa ń wo ọgbọ́n orí wọ́n, ìyàn ọgbọ́n tán ní àti, ìbálòpọ̀ wọn pẹ̀lú àwọn ènìyàn náà.

Kí ni ó máa ń jẹ ní òwúrọ̀? Mo fẹ́ràn láti jẹ búrẹ́dì àti tíì ní àárọ̀. Iyan ni oúnjẹ tí mo fẹ́ràn láti máa jẹ nítorí pé ó jẹ́ oúnjẹ kan tí kì í jẹ́ oúnjẹ tí ọwọ́ ó lè dára, máa ó lè dára fún ènìyàn náà láti jẹ irú àwọn oúnjẹ nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ náà fún mi.

Kíni o máa ń wá nínú òṣìṣẹ́ tuntun? Àwọn nǹkan tí mò n wà nínú òṣìṣẹ́ tuntun ó jẹ́ nǹkan tí ó pọ̀ díẹ̀. Lálá kọ́kọ́, mo fẹ́ran òṣìṣẹ́ tó bá ní ọgbọ́n, ìmọ̀ àti òye láti ṣe iṣẹ́ tí mo fẹ́ gbà wọ́n fún, òṣìṣẹ́ tó ní, à, ọ, ẹmi ìṣọ̀kan pẹ̀lú àwọn ènìyàn láti rí i dájú pé, à, wọ́n ní nǹkan ṣe pọ̀

Ṣé o mọ bí a ti ń gun kẹ̀kẹ́? Kẹ̀kẹ́ jẹ́ ǹkan tí mo máa ń gun dáradára. Ó dẹ̀ jẹ́ ǹkan tí inú mi dùn sí. À, mo máa ń gun kẹ̀kẹ́. Ó dẹ̀ jẹ́ ǹkan tí, à, ó dára lọ́pọ̀lọpọ̀. Nítorí pé ilé mi máa ń lò ó lóore kóòrè láti dájú pé, à, mo lọ sí ibi iṣẹ́ nígbà mìíràn tí ọkọ̀ ò bá sí, à.

Ṣé o ti lọ sí àgọ̀ rí? Àgọ̀ jẹ́ ibìkan tí mo ti lọ rí, fún ìgbà tó pọ̀, ìyẹn nígbà tí mo wà ní kékeré, nítorí pé àwọn òbí mi jẹ́ àwọn ènìyàn tí wọ́n fúnrúgbìn nípa idi eyì. Mo máa ń lọ bá wọn ní àgọ̀ nígbà gbogbo, nígbà tí wọ́n bá pàgọ́ sí àwọn ilumíràn kí wọ́n bá lè fúnrúgbìn ní ibẹ̀

Ibo ni o máa ń ra nǹkan? Nígbà tí mo bá fẹ́ra ǹkan, mo fẹ́ràn láti máa lọ sí ọjà. Ọjà jẹ́ ibi kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, ibí ni mo dé tí màá ra gbogbo àwọn ǹkan ohun-èlò tàbí tí mo bá nílò fún iṣẹ́, fún ọjà àti bóyá nígbà tí mo bá fẹ́ ṣe àwọn nǹkan kan nínú ilé náà, mo fẹ́ràn láti máa lọ ra àwọn nǹkan kan ní ọjà.

Ṣé o ní àgbàlá ọjọ́? Àgbàlá ọjọ́ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo lè ní àgbàlá ọjọ́ sí eeyàn pẹ̀lú mi. Nibii mo máa ń jókòó sí l'oorekooré nígbà tí mo ba fẹ́ gba àtẹ̀gùn sára tàbí tí mo fẹ́ bá àwọn ènìyàn sọ̀rọ̀. Eyii ní ọ̀sán tàbí ní, à, ìrọ̀lẹ́ náà. Eleyii de jẹ́ ibìkan tí ó lẹ́wà púpọ̀.

Nígbà wo ni o máa gé irun rẹ? Gígé irun mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn, mo dà máa ń ṣe léyìí ní ọ̀nà tí ó tún àti ní ọ̀nà tí ó yẹ nítorí pé ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì láti rí i dájú pé mo ṣe léyìí. Mo dà máa ń ṣe é ní ìgbà méjì ní inú ọ̀sẹ̀ náà tó dẹ jẹ́ ǹkan tí ó dára.

Nígbà wo ni o kẹ́yin lọ sí ilé oúnjẹ? Lílọ sí ilé oúnjẹ jẹ́ nǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè nígbà tí mi ò bá ní oúnjẹ sílé. Ni ọ̀sẹ̀ tí ó kọjá, ìgbà nígbà tí mo dé lé, mo ríi pé a kò sí oúnjẹ nílé nígbà yẹn. Ìgbá yí ni ìgbà kẹ́yin tí mo lọ sí ilé oúnjẹ láti lọ ra oúnjẹ tí mo jẹ ní alẹ́ ọjọ́ yẹn. Eléyii dè jẹ́ nǹkan tí mo máa ń ṣe nígbà mìí n.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Pípé àwọn oníbàárà ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì láti rí dájú pé ọjà mí gbòòrò sí i mo dé máa ń ṣeléyìí lóòrèkóòrè. À nígbà tí mo bá ṣe ìpolówó ọjà, mo màá ń rí dájú wípé mo pe àwọn oníbàárà tuntun láti rí pé mo ní ọjà tí ó dára àti láti rí pé mo ní àwọn oníbàárà tí ó pọ̀ náà lọ́hùn-ún.

Ṣé o ní orúkọ ìnagijẹ? Orúkọ ìnagijẹ jẹ́ orúkọ kan tí ó burú jáì, tí kò dọ̀yẹ́ kí ọmọlúàbí ní. Nípa ìdí èyí, mi ò ní orúkọ ìnagijẹ, nítorí pé ó jẹ́ orúkọ kan tí mi ò fẹ́ràn rárá, àti rárá ó dẹ̀ jẹ́ orúkọ tí kò dára fún ọmọlúàbí láti ní. Náà dá nípa ìdí èyí, orúkọ ìnagijẹ mi ò ní.

Ṣé o ti lé ẹnìkan kúrò níṣẹ́ rí? Gẹ́gẹ́ bí olùdarí ilé-iṣẹ́ kékeré tí mo ṣe sílẹ̀, ó ní ìgbà kan tí mo gba ẹnìkan sí iṣẹ́ tó jẹ́ pé ẹni yìí olè ní tọ́dẹ̀ jí àwọn nǹkan tí mo ní síbẹ̀. Ìgbàyíí ni ìgbà àkọ́kọ́ tí mo lé ẹnìkan kúrò níṣẹ́, tọ́ dẹ̀ jẹ́ ǹkan tí ó dára láti rí pé ilé-iṣẹ́ mi tẹ̀síwájú.

Nígbà wo ni o kẹ́rìn lọ sí ilé ìkàwé? Ilé ìkàwé jẹ́ ibi kan tí ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. Ìgbà ikeyìn tí mo de lọ sí ilé ìkàwé ni ìgbà tí mo wà nílé ẹ̀kọ́ gíga. Ìgbà yí jẹ́ ìgbà kan tó jẹ́ wípé nígbà tí a bá fẹ́ ṣe ìdánwò, a máa lọ sí ilé ìkàwé láti lọ kàwé nítorí pé ó ṣe pàtàkì láti rí dájú pé mo ṣe àṣẹ yege nínú e ìdánwò mi.

Ọjọ́ mélòó ni ò ní fún ìsinmi ọdọọdún? Mo máa ní ìgbà tí ó pọ̀ fún ìsinmi ọdọọdún, eléyìí dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ máa mú mí dùn náà lórí kórè nígbà tí ayẹyẹ bá ṣí sílẹ̀, mo máa rí dájú pé mo lọ fún ìsinmi, àh, fún ìgbà méjì tàbí ìgbà mẹ́ta kí ọdún tó parí tí ó dẹ̀ jẹ́ nǹkan tí àwọn ilé-iṣẹ́ máa ń fún mi ní ayẹyẹ rẹ̀ dáradára.

Ṣé o máa ń tẹ́lẹ̀ òfin ìyára ọkọ̀? Àwọn òfin ìyára ọkọ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ rí dájú pé mi ò tẹ àwọn òfin mọ́lẹ̀ nítorí pé ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dà máa ń ṣe eléyii ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yè náà dáradára.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi. Nígbà náà, lọ́hun, tí mo tẹ̀lé ẹ̀gbọ́n mi lọ pa ẹja ní ìlú wa ní odò tí a ní sínú ìlú wa. Nígbà náà lè jẹ́ ǹkan tí ọmu inù mí dùn gidigidi gan. Nípa ìdí èyí ni mo sọ pé ó jẹ́ ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí dáradára.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn, ah, ni àwọn ẹgbẹ́ eré ìtàgé. Àwọn leè jẹ́ àwọn ènìyàn tí wọ́n máa ń ṣeré gidigidi, tí wọ́n dẹ̀ máa ń mú inú mi dùn nípa idi eyìí. O jẹ́ àwọn tí mo fẹ́ràn jùlọ ní gbogbo ìgbà tí mo bá gbọ́ ìró won àti àwọn eré tí wọ́n ṣe nígbà tí mo bá wo náà.

Ṣé ẹ̀yìn máa ń fọ, ẹ̀yin máa ń fọ́ mi nígbà míì tí mo bá ṣe iṣẹ́ tí ó léra fún mi. Bóyá nígbà tí iṣẹ́ bá pọ̀ jù tàbí tí mo bá ṣe iṣẹ́ ju wákàtí lọ ní ibi iṣẹ́. Tó dẹ̀ jẹ́ nǹkan tí mo máa ń ri dájú pé mo máa ń lo àwọn òògùn síi láti ri pé àwọn ẹ̀yìn fífọ́ yìí ó wá sílẹ̀.

Ṣé o máa n kọrin kẹ́lẹ́? Kíkọrin kẹ́lẹ́ jẹ́ nǹkan tí mo máa ń ṣe nígbà mí nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Mo máa ń ṣe eléyìí ní òrékóòrè, nígbà tí mo bá fẹ́ ṣe ìyípadà ọkàn tàbí tí mo bá fẹ́ ṣe ìsọdọ̀tun ọkàn ni mo máa ń ṣe eléyìí. Mo de máa ń kọ ní ọ̀nà tí ó bá wù mí nì.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn? Àwọn àlọ́ apanilẹ́rìn jẹ́ àwọn àlọ́ kan tí mo fẹ́ràn gidigidi tí mo dà máa ń rí, dájú pé mo màá ń gbọ́ wọn. So eléyi ló máa mú mi rẹ́rìn-ín nígbà mì tí bá wà nínú ilé tí ọkan mi bà bájẹ́. Mò máa ń gbọ́ àwọn àlọ́ apanilẹ́rìn latorí pé ah mọ ní ìsipaya ọkàn.

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Ìkíni lórí fóònù mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì nítorí pé tí bá tí àwọn èèyàn bá pè mí kí n lè gbọ́ wọn yegẹ́yegẹ́ àti kí n lè gbọ́ ìgbà tí wọ́n bá pè mí náà. Eléyìí ni ó fa á tí mo fi máa ń tan ìkíni ní orí fóònù mi. Mo de máa ń ṣe eléyìí lóòrèkóòrè láti ri dájú wipé mo ṣe nǹkan ti o tọ́ àti àwọn nǹkan tí ó yẹ.

Bawo ni o ṣe máa múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Àwọn ìpàdé pẹ̀lú oníbàárà jẹ́ àwọn ìpàdé tí wọ́n ṣe pàtàkì sí mi. Mọ̀dẹ́ máa ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Láàkọ́kọ́, mo máa ń rí i dájú pé mo ṣe ètò ìgbà tí eléyìí yóò wáyé àti àwọn oúnjẹ tí a ó sì jẹ níbẹ̀

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Àwọn ìpàdé lórí fóònù jẹ́ àwọn ìpàdé kan tí ó dára nígbà tí kò bá sí àyè láti ṣe ìpàdé pẹ̀lú àwọn ènìyàn ní àràwọ̀ tó, a máa gbà ìpàdé lórí fóònù. Ó dẹ̀ jẹ́ nǹkan tí mo máa ń ṣe lórekore ní ibi ọjà tàbí fún iṣẹ́ tí ó dẹ̀ jẹ́ ǹkan tí ó máa ń yọrí sí rerẹ̀.

Irú orin wo ni o fẹ́ràn gbọ́? Àwọn orin tí mo fẹ́ràn ń gbọ́ ni orin igbàgbọ́. Orin gbàgbọ́ jẹ́ orin kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí ó yẹ kí ènìyàn máa gbọ́. Àwọn orin yìí ni mo de máa ń gbọ́ nígbà tí mo bá fẹ́ ṣe ìsepaya ọkàn, tàbí tí mo bá fẹ́ ṣe àwọn nǹkan kan tí won tun ṣe pàtàkì sí mi náà. Orin gbàgbọ́ jẹ́ orin tí ó dára kí ènìyàn máa gbọ́ lóòrèkóòrè.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi jẹ́ ǹnkan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Mo dẹ̀ máa ń ṣe eléyí lóòrèkóòrè ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ à kíń ja. Ó jẹ́ ẹnìkan tí mo ní ìfẹ́ sí, tí ó dẹ̀ ní ìfẹ́ sí mi náà nípa ìdí èyí. Ìbáṣepọ̀ mi pẹ̀lú wọn jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹ́gbẹ́ ẹ ṣiṣẹ́? Àwọn ẹlẹ́gbẹ́ jẹ́ àwọn ènìyàn tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀. Mo lè máa bá wọn ṣiṣẹ́ ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Mo máa ń ṣe léyìí láti rí i dájú pé mo ṣe àwọn nǹkan tí mo nílò láti ṣe. A máa ń ṣe ẹ̀mí ìṣọ̀kan, a máa ń gba ìmọ̀ràn lọ́wọ́ ara wa náà láti rí pé a ń dojú kọ àwọn ìṣòro rẹ̀.

Ṣé o máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Kíkọ̀wé pẹ̀lú ọwọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Éle dẹ jẹ́ nǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè náà nígbà tí mo wà ní ilé ìwé ẹ̀kọ́ gíga. Ọwọ́ ni mo máa ń lò láti máa fi ṣe àwọn nǹkan tí mo bá nílò láti ṣe tó dẹ̀ jẹ́ nǹkan tí, ààh, ó dára lọ́pọ̀lọpọ̀ tí àwọn ènìyàn mọ̀ mí sí nítorí pé, ààh, ìkọ̀wọ́ mi dára.

Ṣé o ní káàdì iṣẹ́? Káàdì iṣẹ́ jẹ́ káàdì kan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn eleyi de ni káàdì tí mo máa ń lò lórí kórè nígbà tí mo bá fẹ́ kọjá ní ibi iṣẹ́ tàbí láti fi ṣe àpèjúwe ara mi fún àwọn ènìyàn tí wọ́n bá nílò láti mọ̀, nípa ìdí eyìí. Mo ní káàdì iṣẹ́.

Ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán lójoojúmọ́? Mo máa ń wo ojú àwòrán fún wákàtí mẹ́jọ nítorí pé ojú àwòrán ní àwọn iṣẹ́ tí mò ń ṣe tọ́n jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi náà gẹ́gẹ́ bí ènìyàn. Nípa ìdí èyí, mo máa ń ṣe eléyìí lóòrèkóòrè àti ní ojoojúmọ́ láti ri dájú pé isẹ́ mi tẹ̀síwájú gẹ́gẹ́ bí o ṣe yẹ kó jẹ́

Ṣé o ní ọgbà? Mo ní ọgbà sílé, sí ẹ̀yìnkúnlé mi. Ọgbà jẹ́ ibìkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀, tí mo dẹ̀ bo, tí mo dẹ̀ gbin oríṣiríṣi nǹkan sí, bíi iṣu, bí i ọ̀ ẹfọ tàbí ilá. Uọn ní mo gbìn sínú ẹ̀, mo dẹ̀ máa jẹ́kọ̀ọ́ síbẹ̀ lorekọ̀re láti gba àtẹ̀gùn sára náà gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Mo jẹ́ ènìyàn tí ó ń jẹ ẹran, nítorí pé ẹran jẹ́ ǹkan tí ó dára fún ènìyàn láti máa jẹ. Nípa idi èyii, mo máa ń jẹ ẹran gidigidi. Mo dẹ̀ fẹ́ ẹran rẹ̀ nítorí wípé nígbà tí ènìyàn bá jẹ ẹran, ó máa ń fún ẹni ní ẹ̀jẹ̀, ó dẹ̀ máa ń fún ẹni ní ǹkan tí ó dára fún ara ènìyàn náà lóun.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? Mo jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù, eleyi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Nítorí pé jíjí ní kùtùkùtù jẹ́ ǹkan tí ó dára, látiri pé mo pinnu àti mo ṣe ìlànà àwọn ǹkan tí mo máa ṣe ní ọjọ́ yẹn. Tí eléyi de jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi náà, gẹ́gẹ́ bí ènìyàn.

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Ní òwúrọ̀ kọ̀ọ̀kan, mo máa ń rí daju pe mo má ṣe àwọn nǹkan tí mo nílò láti ṣe tí ó de tàn-ọ̀nà náà. À, mo máa ń, mo máa ń jí ní dédé aago márùn-ún òwúrọ̀. Nígbà tí n bá jí, mo máa ń gbàdúrà, fọ̀bọ́, ṣe ilé dáradára then, tí bá ti jeun, mo máa lọ sí ibi iṣẹ́.

Aṣa wo ni ẹbí rẹ máa ń ṣe? Aṣa tí ẹbí mi máa ń ṣe ni wípé a fẹ́ràn láti máa parapọ̀ ní ọdọdún láti gbàdúrà àti láti ṣe àwọn nnkan tí ó tún ṣe pàtàkì fún wa gẹ́gẹ́ bí ẹbí kan náà. Eléyìí dẹ̀ jẹ́ nǹkan tí inú mi máa ń dùn sí lóórè kóórè, nítorí pé ó máa jẹ́ kí n rí àwọn ẹbí mi tí ń tììri fún ọjọ́ pípẹ́ náà gẹ́gẹ́ bí ènìyàn.

Kí ni àwọn ohun tí o fẹ́ràn lórí pizza? Àwọn ohun tí mo fẹ́ràn lórí pizza pọ̀ díẹ̀. Lálákọ̀kọ́, mo fẹ́ràn àgbàdo tútù tí àwọn oloyigan mọ́ọ̀sì cripal bacon. Mo dẹ̀ tún fẹ́ràn ẹran tí wọ́n bá dín fẹ́rẹ́fẹ́ náà ni órí pizza nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára, tó dẹ̀ máa funyàn ní ẹ̀jẹ̀ àti tó máa ń mú ara ènìyàn dùn.

Ṣé o fẹ́ràn jẹ oúnjẹ tó ní ata? Oúnjẹ tó ní ata jẹ́ oúnjẹ kan tí mo fẹ́ràn láti máa jẹ nítorí pé ó jẹ́ oúnjẹ tí ó dára fún ara ènìyàn tó dẹ̀ máa ṣe ara ní oge náà. Oúnjẹ tó ní ata dára, ó máa ń lé àìsàn jáde, ó dẹ̀ máa ń jẹ́ kí ara ènìyàn wà ní yegeyege ní oore koòrè náà.

Ṣé o máa ń sáré? Sé sáré jẹ́ ǹkan tí mo máa ń ṣe nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ ìyìn ilé ẹ̀kọ́ gírámà nítorí pé nígbà yẹn lọ́rùn a máa ń lọ fún ìdíje fún àwọn tí ó máa ń sáré tó jẹ́ pé àwa la máa ń gba ipò kíní. Nípa ìdí èyí, sé sáré jẹ́ ǹkan tí ó dára tí mo dẹ̀ tún máa ń ṣe bí fún eré ìdárayá náà lọ́pọ̀lọpọ̀.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìta gbangba? Iṣẹ́ ìta gbangba yen kì í ṣe nǹkan tí ó burú jáì, nítorí pé mo máa ń ṣe é lóríkòrè nígbà tí àyè rẹ̀ bá ṣi ṣẹ́lẹ̀. Nígbà tí mo bá ní iṣẹ́ láti ṣe tó dẹ̀ jẹ́ iṣẹ́ ìta gbangba ni, mo máa ń ṣe àwọn iṣẹ́ yìí pẹ̀lú ọkọ̀ kan láàláìsí àní àní lórí rẹ̀.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Pípàrọ̀ ọkàn mi jẹ́ ǹnkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ máa ń ṣe léyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà. Mo fẹ́ràn láti máa lọ sí ibi orin, lọ sí ibi à ìdíje tàbí láti rí i dájú wipé mo ṣe àwọn ǹnkankan tí ó dára tí ènìyàn máa ṣe gẹ́gẹ́ bí ọ̀ràn.

Nígbà wo ni o kẹ́yin ko ìgbékalẹ̀ iṣẹ́? Ìgbékalẹ̀ iṣẹ́ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Eléyìí dẹ̀ ni nǹkan tí mo máa ṣe lóòrèkóòrè nígbà tí mo bá ní àsikọ̀ láti ṣẹ. Ni ọ̀sẹ̀ tí ó kọjá, ó jẹ́ ìgbà kan tí mo ti kọ ìgbékalẹ̀ àwọn iṣẹ́ tí mo fẹ́ ṣe ní ibi iṣẹ́ mi, tó dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Ìtumọ̀ orúkọ mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi. Mo dẹ̀ mọ̀ dáradára ìtumọ̀ orúkọ mi jẹ́ àì, ayọ̀, okun inú ilé. Eléyìí jẹ́ ǹkan tí, orúkọ tí àwọn ènìyàn fẹ́ràn gẹ́gẹ́ gẹ́gẹ́ nítorí pé eléyìí jẹ́ òmù ìlọsíwájú wá fún àwọn ènìyàn.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Nígbà tí mo wà ní ilé-ìwé ẹ̀kọ́ gíga ìyẹn, yunifásítì. Ìgbà yíì ni mo ṣiṣẹ́ ọ̀fẹ́ fún àwọn, àwọn, àwọn ẹlẹgbẹ́ mi náà nítorí pé wọ́n jẹ́ àwọn ènìyàn tí mo fẹ́ràn. Àwọn elèèyìí bí ká kí ń kọ́ wọn ní àwọn nǹkan kan tó yẹ kí ń gba owó àmọ́ mi ò ní gba owó lọ́wọ́ wọn.

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Nígbà tí mo bá fẹ́ lọ sùn, mo fẹ́ràn kí n máa wọ aṣọ ibùsùn. Aṣọ yìí jẹ́ aṣọ kan tí ó fẹ́lẹ́, tí kò dẹ̀ kí mú òru mú ènìyàn. Aṣọ yìí dẹ̀ jẹ́ aṣọ kan tí ó dá lọ́pọ̀lọpọ̀. Aṣọ yìí ni mo màá ń wọ̀ nígbà tí mo bá fẹ́ lọ sùn lálẹ́. À, ó dẹ̀ jẹ́ aṣọ kan tí ó dára gan.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ìgbà tí òjò bá n ro yẹn. Ni ìgbà tí òòrùn bá ràn, ìgbà ọ̀sán, ah-- ti o dẹ́ jẹ́ ìgbà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ nítorí pé ó máa ní okun àti agbára láti ṣe àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe nítorí pé kò sí òjò kòdè sí ẹ̀run náà.

Ṣé o ní ètò láti fẹ iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Iṣẹ́ tí mo ń ṣe lọ́wọ́lọ́wọ́ jẹ́ iṣẹ́ kan tí ó le ra díẹ̀ fún mi. Àmọ́ tí mo bá rí ọ̀nà láti wá iṣẹ́ yìí sí ìlú mìíràn, mo máa wá sí ìlú mìíràn nítorí pé ọ, ibi báyìí jẹ́ ibi kan tí ọ̀nà ọ̀dà todẹ̀ tún jẹ́ pé iná ò kí ń ṣí lórekòrẹ.

Irú kọ̀npútà wò ní o ní? Kọ̀npútà tí mo ní ni kọ̀npútà ti àwọn ilé-iṣẹ́ Dell tí wọ́n ṣẹ̀ sí jáde. Kọ̀mpútà yìí jẹ́ kọ̀mpútà kan tí ó ṣe pàtàkì tí ó dàgbà lọ́pọ̀lọpọ̀, mo dà máa ń lò fún àwọn iṣẹ́ tí mo ń ṣe lóòrèkóòrè. Nítorí pé kọ̀mpútà yìí jẹ́ kọ̀mpútà kan tí ó dára tí ó de lowo lórí.

Ṣé wifi rẹ yára tó? Wifi mi jẹ́ ǹkan tí ó yára lọ́pọ̀lọpọ̀. Mo dè máa ń lo eléyìí fún ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ láti rí dájú wipé àwọn iṣẹ́ mi ń lọ síwájú. Òyà fún Wi-Fi mi yára tó, oun ni mofi máa ń gba àwọn nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì tàbí nígbà tí mo bá ní àwọn iṣẹ́ tí mo fẹ́ ṣe. Ó dẹ jẹ́ ǹkan tó tun ṣe pàtàkì ná.

Ṣé o ní àwòrán lára? Gẹ́gẹ́ bí ẹniyan, mi ò ní àwòrán lára torí pé lílọ̀dì sí òfin tí ó wà ní ilẹ̀ Yorùbá, mo máa rí dájú pé mi ò kọ́ àbí kí n ya àwọn àwòrán ṣàrà. Nítorí pé eleyi jẹ́ ǹkan tí kò dára lọ́pọ̀lọpọ̀ tí ó yẹ kí ọmọ Yorùbá rere má ṣe.

Ṣé o máa ń wọ fìlà? Fìlà jẹ́ ǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀, mo de máa ń wọ fìlà lórèkórè, boya nígbà tí mo bá fẹ́ lọ sí òde tàbí ìgba ayẹyẹ. Ìgbà yìí ni mo máa rí dájú pé mo wọ fìlà. Ó dè jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe ní òrékórè náà nítorí pé ó dára kí ọmọkùnrin kí ó máa wọ̀ fìlà nígbà tí ó bá lọ sí òde.

Ṣé o fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé ní ọkọ̀ òfurufú? Nínú ọkọ̀ òfurufú, mo fẹ́ràn jókòó sí ibi tí fèrèsé ò bá wà nítorí pé lé e jẹ́ ǹkan tí mi ò fẹ́ràn láti máa ṣe. Mo jẹ́ ẹnìkan tí ó máa ń bẹ̀rù nígbà tí mo bá wà nínú ọkọ̀ òfurufú. Ìdí nìyẹn tó jẹ́ wípé, à, mo máa ń ṣe báyìí.

Báwo ni ọ ṣe máa ṣe ètò àwọn iṣẹ́ àkànṣe? Àwọn iṣẹ́ àkànṣe jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo dẹ̀ máa n ṣe ètò àwọn eléyi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ nígbà tí mo bá ní àkókò láti ṣe wọ́n. Àwọn iṣẹ́ àkànṣe jẹ́ nǹkan tó ṣe pàtàkì bóyá fún isẹ́, fún ọjà àti fún, à, iṣẹ́ ọwọ́ mi náà.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Tábìlì iṣẹ́ mi jẹ́ tábìlì kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí ó lẹ́wà, tó dẹ̀ jẹ́ ǹkan tí mo máa ń lò ní ibi iṣẹ́ láti fi kọ̀wé, láti fi ṣe àwọn iṣẹ́ tí ó túń ṣe, à, pàtàkì sí mi náà gẹ́gẹ́ bí ènìyàn. Ó jẹ́ tábìlì kan tí ó dára tí ó dẹ̀ wúlò fún mi láti ṣe àwọn iṣẹ́ tí mo ní ṣe gidigidi ni.

Irú ẹbun wo ni o máa ń fún àwọn ènìyàn? Ebun tí mo fẹ́ràn láti máa ń fún àwọn ènìyàn ni ẹbun tó ní iyì àti ẹbun tí wọ́n lè máa rí ní ìgbà gbogbo. Nítorí pé mo jẹ́ ènìyàn kan tí kò fẹ́ràn láti máa fún àwọn ènìyàn ní owó fún ẹbun Nípa idi eyí, mo máa ń ra àwọn nǹkan tí ó ní iyì fún ènì gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Ọkọ̀ ojú omi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi. Mo dẹ̀ ti gun ọkọ̀ ojú omi rí dáadáa ni òrèkóòrè yẹn nígbà tí mo bá fẹ́ ṣe àwọn nǹkan kan bóyá tí mo bá fẹ́ lọ sí ìlú mìíràn, mo máa gun ọkọ̀ ojú omi lọ síbẹ̀. Óde jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ dára lọ́pọ̀lọpọ̀ láti máa ṣe náà.

Ṣé o máa ń ṣe àtúnlò nnkàn? Àtúnlò àwọn nnkàn jẹ́ nnkàn tí o ṣe pàtàkì, mo dẹ̀ ma ṣe eléyì nígbà mìrán nítorí pé ó dára nígbàtí mo bá lọ rà nǹkan ní ọjà, àwọn baagi àti àwọn láìlọ́nì tí mo ma ń lò tí ma fi kó àwọn nnkàn wá lé, ó jẹ́ àwọn nnkàn tí mo tún ma ń lò láti fi ṣe àwọn iṣẹ́ tàbí àwọn nǹkan kan náà.